Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí torí pé ọ̀pọ̀ ìgbà lẹ́nu iṣẹ́ mi ni àwọn ọ̀gá mi ni wọ́n máa rán mi ṣẹ́ láti lọ sí ìlú mìíràn láti ṣe iṣẹ́ wa. Èyí tí ọ̀gá mi ò bá ti lè lọ, èmi ni wọ́n á rán lọ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi bí i àwọn tó kéré sí mi lẹ́nu iṣẹ́. Ìrìn àjò mi lọ sí ìlú mìíràn ó ti jẹ́ kí mọ nkan oríṣiríṣi nípa ìlú mìíràn, pàápàá jùlọ àṣà àti ìṣe àwọn ìlú mìíràn. Torí bí wọ́n ṣe ń ṣe ní ìlú ibí ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe ní ìlú tí òun. Àṣà òǹkà luku ó yàtọ̀. Ìgbà mìíràn, mo rántí ìlú kan táa lọ, mo fi orúkọ gbo ìlú náà láṣirí. Ìgbà táa dé ìlú náà, wọ́n ní a ò ní ti le wẹ̀ fún torí pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ wa ní ìlú yìí. Mo wá rò pé há, kí ló dé tí a fi ní lè wẹ̀?" Torí pé a jẹ́ àlejò àti pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ wa. Wọn wá ní àṣà àti ìṣe ìlú náà nìyẹn pé gẹ́gẹ́ bí àlejò, a tii ní ọ̀rẹ́ ọ̀fẹ́ láti wẹ̀. Ó ní àwọn ètò, àwọn ìrìnbáláyé ètò kan tó yẹ pé wóń ṣe ní kété. Òun ní ọba ló ń fẹ́ rí wa nípà ìṣe táa wá ṣe àti àjò tó ń ṣe ká lé wẹ̀. Ni gbẹ́tẹ́gbẹ́ táa dé ọ̀dọ̀ ọba ní ààfin, ni wọ́n ṣe àwọn ètùtù wọn. Èmi fẹ́ràn rìnrìn ìrìn àjò lọ sí ìlú mìíràn lọ́pọ̀ ìgbà. Ìgbà mìírán tí èmi àti àwọn ọmọ mi táa bá wo pé ah mo ní ìsinmi díẹ̀ lẹ́nu iṣẹ́, mo kẹ́lẹ̀ wọ pẹ̀tọ́ ẹ já lọ ìlú báyìí fún ìsinmi táa wọn náà ní ìsinmi lẹ́nu ìwé kíka wọn. Tí a bá ti lọ, a rí ohun oríṣiríṣi dé bí pé ǹkan mi ní ilé jẹ́ ìgbà àkọ́kọ́ tí èèyàn sì ń rí ní ìlú mìíràn àti pé ìgbà mi bí a bá ṣe ń lọ, ẹ̀yàn rí àwọn èèyàn oríṣiríṣi. À, irú èèyàn báyìí wà, irú èèyàn báyìí wà. Ó jẹ́ kín rántí ìlú kan ta lọ́ nígbà kan bá ṣe dé bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ẹni tó ní ilé ta fẹ́ dé sí tẹ́lẹ̀, wọ́n ní àkúdàáyà ni ó ní ilé ni. Mo ní "Ẹ̀hen." Wọn ní ìlú náà, pé ìlú ò gbà àwọn akúdàáyà láàyè làti máa gbé ìlú yìí ní inú ìlú náà. Gbogbo àwọn tó ti ń gbé ibìkan tẹ́lẹ̀ tí wọ́n ti kú inú ìlú yìí ni wọ́n ń gbé. Níṣe ni wọ́n sọ wípé wọ́n ò tí ì jẹ àrà àwọn náà mì. Àti bá mi mo wá máa ń rò wí pé ṣé ní torí ìlú yẹn, ilẹ̀ Yorùbá ni, ṣé àwọn yẹn gba àwọn àkúdàáyà láàyè? Wọn ní pé àwọn bàbá ńlá wa ṣé ń ṣe. Tó fi jẹ́ pé tí àkúdàáyà bá dé ìlú kan, wọ́n á jí sí igun, wọ́n á ní mọ̀lẹ́bí tẹ́lẹ̀ pé wọ́n á ní ìyàwó, wọ́n á lọ mo, wọ́n á ní iṣẹ́ oríṣiríṣi tí ọ̀nà ṣe wọ́n á sì gbọ̀orọ. Wọn á ní bẹ́ẹ̀ ni. Pé ìlú yìí ó ti wà láti àìṣẹ̀ ń bá ayé àti gbá ayé àwọn bàbá ńlá bàbá wa ni irú ìlú yìí ti wà. Torí ẹ ló fi jẹ́ pé kò sí ǹkan. Àwọn gba àwọn àkúdàáyà ni ààyè. Ìgbà mìíràn níní ìrìn àjò lọ sí ìlú mìíràn, ìgbà mìíràn èmi kọ́kọ́ máa ń bẹ àwọn alálẹ̀ wò torí kí í ṣe gbogbo ìrìn àjò ni èèyàn máa ń bẹ́ sí. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tóotọ̀, èèyàn fún, èèyàn ní láti bẹ àwọn alálẹ̀ wò. Torí ìlú mi tí èèyàn bá lọ kì í gbé yẹn o. Tí èèyàn ò di dandan kí ẹ̀ ń bẹ àwọn alálẹ̀ wò. Ìlú tí mo fẹ́ lọ yìí tí mo bá lọ, tí ń lọ yìí ń bọ̀ láyọ̀, kò sí ǹkan kan tí ó ṣe mí. Tí aláàfíà ni ń ba lé mi, ṣé iṣẹ́ mi tí ń fi lẹ́ kí ń lọ ṣe kò ní sí ìyọnu àti pé nìgbà mìíràn lẹ́nu iṣẹ́ mi torí èmi náà ní ilé ìtajà fúnra mi yàtọ̀ sí iṣẹ́ ìjọba tí mò ń ṣe. Èmi ni ó ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn àti wá àwọn ọjà tuntun fún àwọn oníbàárà mi. Èmi fẹ́ràn àti pé èmi fẹ́ràn rìnrìn ìrìn àjò lọ sí ìlú mìíràn. Mo rántí pé ọdún tó lọ lọ́hùn, mo rin ìrìn àjò lọ sí òkè òkun. A inú mi dùn púpọ̀ torí ó jẹ́ ǹkan tó mú orí mi wú gan-an ni torí mo ti ń lrò lérò púpọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wà ní òru gan-an ni torí àsìkò yìí kò ní sí ariwo, kò ní ṣẹ́ ni tó ń dí mi lọ́wọ́, màá le ṣiṣẹ́ mi àti pé ọ̀pọ̀ ìgbà ó máa ń jẹ́ àsìkò tí mo máa ń bá eléèdúwa sọ̀rọ̀. Gbogbo èrò ọkàn mi ni ń sọ fún eléèdúwa, gbogbo ǹkan tí mo fẹ́ ni ń bá eléèdúwa sọ. Pa pà jù lọ láti bí aago kan lọ sí bí aago mẹ́rin. Àsìkò yìí ó jẹ́ àsìkò tí èmi fẹ́ràn gan-an. Mo bá ní ẹni iṣẹ́, màá bẹ́rẹ̀ ṣi ní ṣe. Àwọn ọmọ mi ti sùn, kò ní sáriwò ara àdúgbò àti pé òru jẹ́ àsìkò tó yẹ pé kò sí ǹkan tí ẹyan ò le ṣe àti pé àwọn ehoro ni òru làwọn oníṣẹ́ ibi máa ń rìn. Ṣùgbọ́n èmi máa ń wò ó pé kin sè gbogbo èyan tìn rìn lòrù ni ó jẹ́ oníṣẹ́ ibì. Ìgbà mìíràn tí mo bá wà ní ìrìnàjò, mo máa ń fẹ́ràn ìrìnàjò òru. Nígbà mìíràn torí ọjọ́ mi ó dáa, kò ní sí, àwọn ọkọ̀ kò ní pọ̀ ní pópóná. Ìrìnàjò ó lọ jẹ́ẹ́ kò ní sí àwọn, àwọn agbófinró tó wà lẹ́nu òju ónà gan, ìwọ̀n bá ni kò ní sí à. Yá fún mi, ọ̀nà mi ni "kò sí ohun kan báyẹn lóru." Mo fẹ́ràn wà ní òru gan-an àti pé nígbà mìí bóyá a mura Kérésìmesì, òru ni áwa máa ń lọ ilé ìjọsìn nígbà Kérésìmesì torí pé a ṣe iṣó òru. A rí pé àwọn ọ̀pọ̀ ilé ìjọsìn gan, òru ni wọ́n máa ń ṣe àdúrà nígbà mìí. Wọ́n ní ká wá fún iṣó òru, òru nínà ni àdúrà ẹ. A rí pé ìgbà mìíràn gan bóyá èyan ní ẹ̀bẹ̀ kan lọ́dọ̀ Ọlọ́run pé kó lọ́run ṣe ǹkan báyìí fún. Àwọn ènìyàn, àwọn baba lọ́wọ́ ni tó bá di ọjọ́ òru bá eléèdúù wa sọ̀rọ̀, "sọ báyìí, sọ báyìí, sọ báyìí." Ó jẹ́ àkókò ẹlẹ́gẹ̀ gan-an ní òru. Ó jẹ́ àkókò tó yẹ pé kò ní sí ariwo, kò ní sí èèyàn tó ń bọ́ ẹ. Ẹ̀mí tun wa fẹ́ràn rẹ̀ débi wipé kò si ǹkan tí ẹyan le fẹ ṣe ní òru yi tí ẹyan ò ní le ṣe torí nígbà mìíràn gan àwọn ìjọba wọ́n lè múná wọn wá, ti wọ́n bá múná wọn wá, iṣẹ́ ó tún máa lọ ní mẹ́lò mẹ́lò fún ọ àti pé ní òru nígbà mìí èmi máa ń yẹ fáìlì mi wò torí kò sí ìgbà, kò sí wákàtí tèmi yẹ fáìlì mi wò. Pá pà jù lọ fáìlì tó bá jẹ́ ti ibi iṣẹ́ àwọn ọ̀gá mi, ó di dandan kí n yẹ wò wipe tọ̀, kí n tún yẹ wò. Bóyá wọ́n fi fáìlì ranse sí mi lórí fóònù kí n lè mọ̀ tori ọ̀gá mi wọn, wọn fẹ́ràn kó ṣiṣẹ́ lóru. Nípasẹ̀ bẹ́ẹ̀ náà, ó ti ma emí náà lára láti máa ṣiṣẹ́ ní òru torí òru jẹ́ pé gbogbo ọpọlọ èèyàn á sinmi wá lè ṣe ǹkan tó fẹ́ ṣe. Ìdí te mi fi fẹ́ràn kí màá jì ká lè ní òru ni ọ̀pọ̀ ìgbà àwọn baba ńlá wòn ni ìrìn òru kò dáa, bóyá ò fẹ́ lọ síbi kan. Àwọn àlùjọ̀nú ni òru ni wọ́n moń rìn torí wọ́n rò pé kò sí èèyàn elẹ́rìn-ara tí ó kọjá àbí kí ni. Lóòótọ́ tí àlùjọ̀nú bá ń kọjá, tí èèyàn lẹ́rìn-ara náà ń kọjá, kò sí bí èèyàn ẹlẹ́rìn-ara bí ó ṣe rí wọn ṣùgbọ́n àwọn àlùjọ̀nú wọ́n láfẹ́ràn kí wọ́n wà ní òru. A rí pé nígbà mìí gan àwọn èèyàn ní alábọ́yún kò gbọdọ̀ jáde ní aago báyìí àbí aago báyìí torí èmi òru ṣùgbọ́n èmi, mo fẹ́ràn òru kí n wà ní òru.

Irú ẹ̀bùn tí mo fẹ́ran fún àwọn ènìyàn ó pín sí oríṣìíríṣìí. Bí àkọ́kọ́ bóyá ọkùnrin àbí obìnrin, àkọ́kọ́ bóyá oko ọkùnrin tó ti ní ìyàwó nílé, irú ẹ̀bùn tí màá fún un ni ẹ̀bùn nǹkan tí ìyàwó e lè máa lò nílé ìdáná. Torí mo fẹ́ran rẹ̀ gan-an ní ẹ̀rọ ìgbàlódé. Mo fẹ́ran rẹ̀ kí ń máa fún ọkùnrin tó ti ní ìyàwó nílé kí ìyàwó rẹ̀ ó lè lò fún àjolo àwọn méjèèjì. Èmi ò fẹ́ràn pé, "à, kí n fún ọ ní ẹ̀bùn tí wọ́n nìkan lè lò ìgbà tó ti ní ìyàwó nílé?" Èmi ẹ ṣe tèmi bẹ́ẹ̀. Ẹ̀bùn tí ń fún, tí ìwọ àti ìyàwó rẹ tẹ lè lò naa lè máa fún ọkùnrin tó ní ìyàwó nílé. Ṣùgbọ́n tó bá jẹ́ ọkùnrin tí ò ní ìyàwó, mo lè rú fun ní àwo tẹ́lẹ̀ aṣọ. Èmi ó mọ̀ pé irú ọkùnrin bẹ́ẹ̀ kò ní ìyàwó nílé. Tó bá sì lọ jẹ́ oníbàárà mi ọkùnrin tí ó ti ní boya o ìyàwó àbí oníyàwóńlé, ibi ọjà tó bá bámira òdi dandan kí n dín ǹkan kù fún un. Tó bá jẹ́ pé oníbàárà ọkùnrin/obìnrin tó ti ní ọkọ nílé, ǹkan tí ń fún un, ǹkan tó wù àtọ̀ke e tí ó lè lò ló yála kí ó fún ni Èmi ẹ̀rọ ìgbàlódé mo fẹ́ran kí a ti máa fún àwọn ènìyàn tí ó lè lò nílé ìdáná fún oun àti ọkọ e Tó bá jẹ́ pé obìnrin tí ò tí ì ní ọkọ nílé, ǹkan tí ń fún un, àwọ̀tẹ́lẹ̀ aṣọ obìnrin ni ń fún un. Tó bá wá jẹ́ ọmọdé, mo lè ra ǹkan ìṣeré ọkùnrin. Tó bá jẹ́ ọmọdé ọkùnrin, ni ra ǹkan ìṣeré ọkùnrin tàbí kí n ra bàtà ọkùnrin fún un tí ó máa wọ̀. Tó bá sì jẹ́ ọmọdé obìnrin, ni ra ǹkan nípa tobìnrin, ọmọdé ni n rà fún un Tó bá jẹ́ àwọn àgbàlagbà, bóyá àgbàlagbà tó jẹ́ bí àwọn bàbá wa, àwọn bàbá bàbá wa tí ń fún wọn ní oúnjẹ torí irú wọn ni ń rò pé, màá rò pé wọn ò nílò àwọn ǹkan báyìí lọ títí ju oúnjẹ, oúnjẹ tí ó ṣàrà wọ́n lórí ni n rà fún wọn. Bíi èso ọsàn oríṣìíríṣìí ni n rà fún wọn. Ǹkan tí èmi fẹ́ràn kí màá fún àwọn ènìyàn. Tó bá jẹ́ pé òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ mi, ǹkan tí ń fún un, èmi ẹ ṣá máa fún àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ mi ní ẹ̀bùn torí pé kò sí ìgbà tí bóyá àsìkò ààwẹ̀ àwọn Mùsùlùmí àbá sì kò lè ya àwọn òṣìṣẹ́ mi, pàtà ni emi ò rà ǹkan fún wọn. Kò sí ìgbà tó ya ọdún kankan bẹ́ n ta tí èmi ó pin ǹkan fún àwọn òṣìṣẹ́ mi torí náà ẹ̀bùn funfun wọn kí í, èmi ẹ fún wọn lẹ́bùn lọ tààrà bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé, à, ó béèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ mi, n fún un ní irú ẹ̀bùn ibi, irú ìbéèrè ǹkan tó fẹ́, irú ẹ̀bùn tí ń fẹ́ ta lọ rẹ̀ náà ni. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé ọ̀rẹ́ mi ọkùnrin bóyá ó bí ọmọ, ó di dandan kí n ra ǹkan omọ fún un. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ ọ̀rẹ́ mi obìnrin, ó di dandan náà kí n ra ǹkan omo fún un. Tó ń náà bi n kí n rà fún un. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́dọ̀ tèmi, ẹ̀bùn tí mo bá rí pé ó tó sí o òun náà ni èmi yo fún un gẹ́gẹ́ bí ǹkan ìgbà mìíràn torí èmi rò pé kíyẹ́n tó lè fún ènìyàn ní ẹ̀bùn, ìyẹn gbọ́dọ̀ lọ wo bí iṣẹ́ ẹ ni, ṣe ó nílò ẹ̀bùn tí mo fẹ́ fún un? Torí pé ẹlòmíràn ǹkan tí ẹ̀ ń fún kò nílò ẹ̀. Kò mọ̀ da bi pé ówó ṣó fún un. Torí náà èmi máa n mọ àwọn tí mo bá fẹ́ fún ní ẹ̀bùn. Irú ẹni yi ó ti mo fe fún lẹ́bùn yi o Ṣé ó nílò ẹ̀bùn yìí? Àbí bóyá mo ti rí wò ó ní irú ǹkan tí mo fẹ́ fún ọ yìí nílé, n ni lè fún ọ ní irú ẹ̀bùn mọ. A je pé n yii ọwọ́ mi padà lọ sí ǹkan tí mo bá rò pé ó ni tàbí kí n fi ogbon bèrè lọ́wo re pé, "à, ọ̀rẹ́ mi, kí ni ǹkan tí ó fẹ́?" Ìní sọ bí pe mo fẹ́ fún lèbùn, ǹkan tó bá wá sọ náà ni n fi mọ irú ẹ̀bùn tí ń fún un. Àti pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́, a máa ń sọ àwọn ǹkan tí a fẹ́ ti àwọn fún àwọn ọ̀rẹ́ wa, táa fi mọ irú ẹ̀bùn ta lè fún wọn nígbà gbogbo.

Irú kọ̀mpútà tí mo ní Dell ni mò ń pèé. Kọ̀mpútà yìí dáa púpọ̀, ṣùgbọ́n bó ṣe dáa, bẹ́ẹ̀ náà lowó ẹ̀ náà gaara. Èmi máa ń gba àwọn ọ̀rẹ́ mi níyànjú pé tí wọ́n bá ti ní owó, irú kọ̀mpútà náà ni kí wọ́n rà torí pé kò sí iṣẹ́ t'ẹ́ẹ fẹ́ ṣe tí kọ̀mpútà yìí tí ò ní ṣe fún-un yín. Yálà, ẹ fẹ́ séèfù àwọn fáìlì yín ni, ẹ fẹ́ ya àwọn àwòrán ni, kọ̀mpútà yìí. Èèyàn tún fi ń ṣe àwọn design oríṣiríṣi, àwọn design ìgbàlódé, àwọn design tó jẹ́ pé, ẹmọ ike five alive. Kọ̀mpútà yìí ní àwọn irú ǹkan kọ̀ọ̀kan lórí rẹ̀ tó jẹ́ pé èèyàn lè fi design ike five alive bó ṣe rí gẹ́lẹ́, èèyàn lè fi ṣe nǹkan oríṣiríṣi. Yálà ìpara ni, maltína ni, èèyàn ó fi, Coke, èèyàn ó fi design àwọn èèyàn tó wà ń bẹ̀. Yálà nǹkan oríṣiríṣi ni kọ̀mpútà yìí ló dáa fún. Nǹkan tí mo tún wá fẹ́ràn rẹ̀ jù, tẹ́ẹ bá lọ fún screening, tó bá jẹ́ pé irú kọ̀mpútà yìí ni wọ́n lò, tán bá ti gbée síwájú yín báyìí, bóyá ó ti tó àkókò, bóyá ẹ ti fill gbogbo fọ́ọ̀mù yín, wọ́n ti fi sí orí kọ̀mpútà, mo ti tẹ̀ẹ́ síi, ẹni tó ń yọjú síi yín, o ti tẹ gbogbo ẹ̀ síi nǹkan tẹ́ẹ fill sórí kọ̀mpútà. Tó bá di àkókò bóyá kó ya fọ́tò yín kó fi sórí kọ̀mpútà kó wà mọ́ nǹkan tẹ́ẹ fill tó ti fi sórí kọ̀mpútà. Kò, ènìyàn ò ti ẹ̀ nílò láti ṣe wàhálà rárá. Kété tẹ bá ti dúró, tán bá ti ní ẹ duró báyìí, tán bá ti gbée sójú yín, tán bá ti tẹ bọ́tíìnì àárín rẹ̀ báyìí. Gẹ́lẹ́, ní kíni yóò, yóò capture yín tí ó mú ojú yín, bó ti dúró ni. Kọ̀mpútà yìí mú ilé ayé rọrùn gan ni torí pé ọ̀rẹ́ mi kan gan ló jẹ́ kí n rà á. Kò dàbí irú èyí tí mò ń lò tẹ́lẹ̀, ó mú iṣẹ́ mi rọrùn. Ọ̀gá mi bèèrè gan lọ́wọ́ mi pé, òun ó ra irú ẹ̀, àti pé ibi tí mo ti rà á ni òun ti fẹ́ rà á torí òun ríi bí iṣẹ́ mi ṣe ń rọrùn nígbà gbogbo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, irú kọ̀mpútà yìí gan náà ni ọkọ mi náà ń lò ní ẹnu iṣẹ́ àwọn ènìyàn róyìn kọ̀mpútà yìí gan ni. Ìgbà mìíràn kọ̀mpútà yìí ní nǹkan tó jẹ́ pé bóyá ẹ kọ nǹkan sórí fáìlì rẹ̀, ẹ wá ṣe e, bóyá ẹ ò mọ̀ọ́ mọ́, ẹ wá paárẹ́, wípé áà, ẹ wá wòópe, nnkan tí ẹ kọ yìí? Ẹ ò mọ̀ọ́ mọ́, ó sì ti parẹ́. Tẹ́ẹ bá mo èlo kọ̀mpútà yìí dáadáa, tẹ́ẹ tún tẹ̀ẹ́ sì, á gbée wá fún-un yín. Ìtumọ̀ ni pé nǹkan tẹ́ẹ bá parẹ́, kì í tètè lọ lóríi kọ̀mpútà yìí torí bẹ́ẹ̀ mo fi fẹ́ràn rẹ̀ gan-ni, ó mú'ṣẹ́ rọrùn, ó sì mú iṣẹ́ yá.

Oṣù Kẹ̀wá ni òbí ìyá mi ó bí mi sí ayé. Ó jẹ́ oṣù ì, oṣù ìjọba ti ìjọba náà, tí orílè-èdè Nàìjíríà tó gba ominira. Oṣù yìí ó jẹ́ oṣù tí ìyá mi fẹ́ràn jù lọ torí ìyá mi ni ọmọ ńlá ni mo bí náà lọ́jọ́ náà lọ́hùn. Torí pé gbogbo ìlú ló kí àwọn kú oríire lọ́jọ́ náà lọ́hùn. Ó jẹ́ oṣù tí mo fẹ́ràn jù lọ. Ó sì jẹ́ oṣù tí mo máa ń yà sọ́tọ̀ ní gbogbo ọdún. Torí pé nínú oṣù yìí, yàtọ̀ sí pé ó jẹ́ oṣù ọjọ́ ìbí mi, ó jẹ́ oṣù tó jẹ́ pé èmi máa ń ṣe ǹkan tuntun tuntun. Mo máa ń gbé ohun tuntun ṣe. Màá ti máa ní ni lọ́kàn láti àwọn oṣù tó ti lọ wájú ẹ. Pé a, t'osu i bá ti dé o, ǹkan báyìí mo fẹ́ ṣe. Nínú oṣù Kẹ̀wá yìí ni mo máa ń gbé ohun tuntun ṣe. Elédùwà sì tún máa ń fi rọ̀ mí lọ́rùn pé gbogbo ǹkan tí mo bá fi dà aniyàn nínú oṣù kó tó di oṣù Kẹ̀wá yìí, gbogbo ǹkan tuntun tí mo bá fẹ́ gbé ṣe, in ná ló máa n yọrí sí rẹ̀. Torí pé oṣù yìí ó jẹ́ oṣù tó jẹ́ pé elédùà tún máa ń bùkún mi gan an ni. Irọ́ èèyàn pa irọ́ éleni. Torí ó máa ń jẹ́ bí i oṣù tó jẹ́ pé mo ní máa ń ṣe ètùtù fún ara mi tí elédùwà tó fi máa ń bùkún mi. Oṣù yìí tó jẹ́ pé àríyá ni màá fi oṣù yìí ṣe. Èmi máa lọ sóde ináwó. Èmi má, èmi máa lọ sí ibi tí wọ́n ti pa mí lerin-in. Àwọn tó máa ń pa èèyàn lẹ́rin, ín sanwó fúnwon kan pa mí lẹ́rin-in. Èmi máa gbé àwọn ọmọ mi jáde. Oṣù yìí máa ń jẹ́ oṣù fàájì fún mi ni. Torí ipé oṣù mi, oṣù ọjọ́ ìbí mi, ó máa ń jẹ́ oṣù tó jẹ́ pé àwọn ọ̀gá mi lẹ́nu iṣẹ́ gan-an, won e fẹ́ dàmí láàmú. Wọ́n ni à á tó bá ti di oṣù Kẹ̀wá, lágbàjá ì filẹ̀ oṣù e ni láti ìbẹ̀rẹ̀ oṣù Kẹ̀wá títí dé ìparí, èmi e fẹ́ fi lọ ibi iṣẹ́. Lóotọ́ àwọn oṣù mẹ́, ọ̀sẹ̀ méjì naa ni wọ́n máa ń fún mi nínú ẹ fun iṣẹ́, mo wá tún bẹ ọ̀gá mi pé t'ósù yen o fí parí, èmi e fẹ́ lọ ibi iṣẹ́. Ó tún jẹ́ oṣù tó jẹ́ pé mo máa ń lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́. Ó jẹ́ pé inú oṣù yìí bí èyí tó lọ lọ́hùn, èmi àti ọkọ mi àti rinrìnàjò lọ sí òkè òkun lọ fún ìsinmi. Torí ara tó bá ṣiṣẹ́ òdi dandan kó ní ìsinmi, ó sì nílò ìgbádùn. Nínú oṣù yìí ni èmi máa ń ṣe ǹkan tuntun fún àwọn ọmọ mi. Yálà kí n ra aṣọ tuntun fún wọn. Yálà kí n ra mọ́mà ǹ ra nkan méremère nínú oṣù yìí. Nínú oṣù yìí náà, mo máa ń gba àwọn òṣìṣẹ́ tuntun sí ẹnu ilé ìtajà mi. Fún oṣù yìí ni mo máa ń gba àwọn èèyàn torí àwọn èèyàn gan mọ̀, àwọn èèyàn wọ́n máa ń dúró de oṣù Kẹ̀wá yìí. Torí kó sí oṣù Kẹ̀wá tí mi e gba èèyàn tuntun, kó sì tó di nínú oṣù Kẹ̀wá yìí, èmi ò ti rin gbogbo ìrìnàjò tó yẹ kí ń rìn nínú oṣù Kẹ̀wá, màá ti rin síwájú oṣù Kẹ̀wá. Torí nínú oṣù Kẹ̀wá, èmi e rìn ìrìnàjò, èmi yà sọ́tọ̀ ni. Oṣù mi ni, èmi e fẹ́ rìn ìrìnàjò. Èmi e ṣiṣẹ́ púpọ̀ jù. Mi e ṣe ra mí wá lá. Ó kanwàá fún ìsinmi. Kí n ji, kí n gbádùà s'elédùwà, kí n jẹun, kí n sùn. Mo bá fẹ́ rìn ìrìnàjò, kí n rìn ìrìnàjò lọ sókè òkun lọ fún ìsinmi, kí lọ ṣe lọ fún iṣẹ́. Oṣù Kẹ̀wá yìí àwọn ẹgbẹ́ mi, àwọn akẹgbẹ́ mi gan mọ̀. Tí ọ̀gá bá fi ṣẹ́ránṣẹ́, fi ṣẹ́ránṣẹ́ sí mi pé kí n dàkún kí n báwọn ṣe, èmi ẹ ṣe, inú oṣù Kẹ̀wá yìí mo yà sọ́tọ̀ ni.

Bẹ́ẹ̀ni, mò máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀ ìgbà. Torí pé ǹkan ori Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀ ìgbà ó máa ń jẹ́ ǹkan tó dáa gan, tó jẹ́ pé iwúlò rẹ̀ ó máa ń yàtọ̀ ní lílò nílé àbí wíwọ sára àbí lílò ní inú ilé, bóyá nílé ìdáná. Ọ̀pọ̀ ìgbà ni mo tún máa ń ra ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì torí pé ó tún máa ń mú ayé rọrùn. Kì í ṣe pé èmi máa ṣẹ̀ṣẹ̀ lọ ṣọ́ọ̀bù ẹni kan lọ ra ǹkan. Tí mo bá ti rí lórí Íńtánẹ́ẹ̀tì tí mo béèrè ní ọwọ́ ẹni tó ti ń ta ja pé ṣe ǹkan yìí ṣó wà, tọ́n ba ti sọ fún mi pé ó wà. Ní kété tí mo bá ti san owó ni wọ́n á gbé wá bá mi ní ẹnu ọ̀nà ilé mi torí pé owó kò n ṣe ǹkan tó ń pa mí lára àti pé ìgbà mìíràn iye tí wọ́n máa ń fi sí kò yẹ pọ̀ tó rí lọ ṣọ́ọ̀bù nínú ọjà láti ra ǹkan ní inú ọjà. Ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó sì pín sí ọ̀nà méji Ìgbà mìíràn tí èèyàn bá ra ǹkan, pàápàá jù lọ èmi, mo bá rí ǹkan tí mò ń ra, ọ̀tọ̀ ni ǹkan tí n ǹi kan gbé wá, ọ̀tọ̀ ni ǹkan tí wọ́n gbé wá fún mi. Ìgbà mìíràn ó sì jẹ́ wí pé ǹkan tí mo ní kí wọ́n gbé wá, wọ́n ò tie ni gbé wá rárá, wọ́n gbé owó mi lọ. Ó ti ẹ̀ di ọjọ́ kan tí ọmọ mi múra ọjọ́ ìbí rẹ. Kété tí ọmọ mi rí aṣọ kan lórí Íńtánẹ́ẹ̀tì, ó ní "à, òun fẹ́ràn aṣọ yìí, mo ní tọ́, ì ń rà á fún ọ". Ní kété ni mo ti bá olùtajà aṣọ náà sọ̀rọ̀ wípé aṣọ yìí ṣó wà? Ó ní ò wà. Ó yá fi àwò rẹ́rẹ̀ ranṣẹ́ sí mi lórí fóònù kí ń tun kan òwò dáadáa torí ọ̀pọ̀ ìgbà mìíràn àwò rán tí wọ́n gbé sórí Íńtánẹ́ẹ̀tì á yàtọ̀ sí èyí tí èèyàn bá ní kan fi ránṣẹ́ sí ìyẹn ní orí fóònù eeyan Ní kété tó fi ránṣẹ́ sí mi ni mo rí pé kò sí ìyàtọ̀, mò bá san owó. Ìje kò gbe aṣọ dé. Mo ní ọjọ́ ìbí ọmọ mi ku ijọ́ méjì ni tí ń pe ẹni tó ń ta aṣọ yìí. Aṣọ yìí dáa, ó lóhun ó gbé wá, òun ó gbé wa oun o, mò bá sọ fún yin pé ọjọ́ ìbí kọjá, tó tún fi lé ní ọdún mìíràn kò gbé wá, phone number rẹ̀ kò lọ́ mọ́. Bẹ́ẹ̀ ǹkan oríṣìíríṣìí náà ló máa ń ṣẹlẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Naà ni ó fi jẹ́ pé ìgbà mìíràn tí èmi bá tiẹ̀ fẹ́ ra ǹkan gan, n kọ̀ko bá ẹni tó ń tajà náà sọ̀rọ̀ wípé tọ́, ọjà yìí ò, ṣe ó dáa yín lóju pé tí mo bá rà ẹ́ gbé wá torí ó ṣe kókó. Ìgbà mìíràn èmi máa gbà àwọn èèyàn níyànjú nísinsìnyí pé tí èèyàn bá rí ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí èèyàn fẹ́ rà, kí èèyàn ju ṣe ìdúnàádúrà. Tí ń bá ti san owó àbọ̀ tó bá ti gbé wá, kí ń san owó ìyókù fún ẹ. Ẹ̀lò mí ò ní ẹhn rárá, òun ò ṣe o. Ti oun bá gbé wá, tó ò ní san owó ìyókù, kíni kan kini kan. Ọ̀pọ̀ ìgbà tẹ́ ó dáa kí èèyàn fi lọ wọ́n pé owó àbọ̀ ní kọ̀ko san tó bá ti gbé wá fún mi, ì ń fún ọ ní ìyókù. Ẹ̀lò mí ò gba, a gbé wá, èmi ò sì san owó. Tí èèyàn bá ti gba wípé kí n kọ́kọ́ san owó àbọ̀ fún òun wípé tó bá ti gbé wá kí n san owó, èmi ò ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí àwọn èèyàn tí ń gbà èèyàn dúdú tún tẹ́ ṣe jiìbìtì púpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì gan.

Ọ̀pọ̀ ìgbà ni èmi ò fẹ́ràn kí n ṣiṣẹ́ ní ìta gbangba. Ìdí ni wípé àwọn èèyàn tó ń kọjá iṣe ni wón máa wò yan. Wọ́n tiẹ́ fe mọ nǹkan tí èèyàn ń ṣe. Gbà kí ni nǹkan tí èni yì nṣe tó fi wà ní ìta gbangba. Ẹ̀yin òfófó lọ́tun lósì àwọn ará adúgbò náà. Wọn mọ̀ tá ara won ní òlógbo. Èmi ò fẹ́ràn ṣíṣe ní ìta gbangba. Ṣùgbọ́n ìgbà mí tí oòru bá wá kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ódi dandan kín bọ́ sí ìta gbangba kín ṣiṣẹ́ mi torí ilé mi ni iná mo fi ní opín sí ọ̀nà méjì. Tí òoru bá wá ódi dandan kín ṣiṣẹ́ ní ìta gbangba. Tío bá ti sí òoru inú ilé mi ni èmi ó ti ṣe iṣẹ́. Ṣùgbọ́n ìgbà mìíràn bóyá mo ní ìnáwó nínú ilé mi, ódi dandan ìta gbangba ni ti dá iná. Mọ̀ rán tí ìgbà tí àbúrò ọkọ mi tón lọ ilé ọkọ, táà n mura lọ́wọ́. Ìgbà táa bẹ̀rẹ̀ wípé à ìyàwó, lílọ ilé ọkọ ẹ kú ọ̀la. Báṣe bọ́ sọ́jà ni ara nǹkan táa bẹ̀rẹ̀ sí ní dáná. Ìta gbangba là tí ń dá iná náà. Làwọn arádúgbò ni a, ewo lè ń ṣe tẹ ẹ sọ fún wa bí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ̀mo pe tóbá jẹ pé inú ilé èèyàn lèyan ti ń dáná. Kò sí ẹni tí ó mọ̀ pé bóyá èèyàn n ṣe nǹkan. Kòju ke èèyàn dáná tán ke èèyàn gbé ẹrù sínú ọkọ̀. Kò sẹni tíó mọ̀ nǹkan tó wà níbẹ̀. Ṣùgbọ́n ìta gbangba, à ẹ je abá yin ṣe, ẹ já bá yin ṣe kíní. À kìi ṣe bẹ́ẹ̀ wóń ṣe nṣe. Ẹ mọ àwon ọ̀rọ̀ tí ò jọra wọ́n. Làwọn èèyàn ó máa sọ nípa ẹ sẹ́ bẹ́ẹ̀ wọ́n máa sọ òfófó ẹ lò mí rán tó jẹ́ olùbágbé ènìyàn. Àti pé ìgbà mí ṣí ṣiṣẹ́ ní ìta gbangba ó máa ń jẹ́ nǹkan tó máa ń kóbani. Bóyá nísìnyí è ń dá iná fún mọ̀lẹ́bí eeyan, èèyàn wà ní ìta gbangba. Ẹ lò mí ni ó mọ̀ à óúnjẹ bá yii wọ́n fẹ́ jẹ lálẹ́ yìí. Àbí oúnjẹ báyii wọ́n fẹ́ jẹ lọ́sàn yìí. Àbí oúnjẹ bá yẹn wọ́n fẹ́ jẹ láàárọ̀ yìí. Ṣùgbọ́n tó bá jẹ pé inú ilé mi ni mo bá rẹ gàárì mu kòseyi tò kan e Bí ń jẹun kò seyi tò kàn e. Ṣùgbọ́n tó bá jẹ pé ìta gbangba ni gbogbo ẹni àwọn èèyàn o rí sọ̀sì. Ẹ mọ̀ ìgbà mìíràn ẹ lò mí òni a wá óò ṣe oúnjẹ yìí dáadáa. Báyi lé mi ṣe máa ń ṣe tófi ń ṣe báyi. Like àwọn èèyàn ó fẹ́ máa pè yan sáàkí èsì. Pé à báyi loseye ko see àwọn òrò tó ò bí wọ́n nípa nǹkan tó ń ṣe. Wọ́n fẹ́ máa sọ àti pé wíwù wọ́n tiẹ̀ ṣe máa wò. Pe à báyi loṣe máa ń ṣe nǹkan e. Iná lè mi ò fi fẹ́ ṣiṣẹ́ ní ìta gbangba. Ìgbà oorú gan tó sì jẹ́ pé mo máa ń ṣiṣẹ́ ní ìta gbangba gan. Yálà bóyá mo fẹ́ fo aṣọ, mo bá ti bọ́ sí ìta. Ìyan tí ò bá sí iná tí iná ìjọba bá wá inú ilé mi. Ẹ̀rọ igbalode náà ní fi fo aṣọ. Ṣùngbọ́n tí ó bá sí iná, mo bá ti bọ́ sí ìta, mo bá ti fo aṣọ mi. Ke sepe ninun nínú oru èmi ń dáná ní ìta gbangba. Rárá o, èmi ò ṣe nǹkan tèmi bẹ́ẹ̀ torí òfófó àwọn èèyàn láyé òde òní. Ó tó kí èèyàn o mọ̀ bí èèyàn o ṣe máa ùwà àti kí èèyàn kọ́ níní sùúrù ṣi.

Bẹ́ẹ̀ni, mò máa ń rìn ní àlàáfíà àti pé ṣé èèyàn kan wà lórí ilẹ̀ ayé yìí tí eléèdúú àdá tí ń rìn ní àlàáfíà? Lóòótọ́, ó ṣe é ṣe kí irú èèyàn bá yen wá. Bóyá àwọn oníjàgídíjàgan, àwọn ẹni tí ó fẹ́ nǹkan rere ṣe. Èmi tèmí, èmi máa ń rìn ní àlàáfíà. Àlàáfíà lẹ mí fẹ́ ju. Èmi ò í ṣe oní wàhálà. Mi fẹ́-- mi ò fẹ́ràn ríro ẹjọ́ tí ì bá ti kàn mí àti pé mi ò fẹ́ràn jàgídíjàgan. Ibi tí ìjà bá ti wà, ẹ lè rí mi. Ibi tí ìjà bá ti wà, ẹ lè ràwọn omọ̀ mí. Yálà ibi tí ìjà bá ti wà, ẹ lè rí ọkọ mi tó nílé ní aléjo ni. Lẹ́yìn ká kí ra. A bá ti kí ra, tó bá wọ̀ kò da mi lóhùn, tó bá wọ̀ má da mi lóhùn. Àlàáfíà lẹ mí fe. Èmi ò fẹ́ wàhálà. Àwọn ẹlòmíí wà tó jẹ́ pé ìjà ni wọ́n máa ń fi ṣe gbogbo nǹkan. Kẹ́ tò kí wọ́n gan, wòn o ní kí ọ. Wọn máa retí pé ko kí à wọ́n, wọn ò fẹ́ àlàáfíà. Ǹkan tí ó to ìjà gan, wọ́n á fẹ́ sọ di ìjà mọ́ yan lọ́wọ́. Irú èèyàn báyẹn èmi máa ń sọ́ra fún wọn torí èmi ò fẹ́ràn wàhálà. Tèmi tó mi lẹ́rú. Atípe àwọn tí emi ro pe wọ́n o kin rin ni ní àlàáfíà. Igba ìdìbò sí ìdìbò, tí bóyá ìdìbò àwọn ọ̀gá ọlọ́gá àwọn tó ń ṣàkóso lu irú ẹni ilé ìjọba. Igba nì ni àwọn èèyàn, ọ̀pọ̀ èèyàn wan o kin rìn ní àlàáfíà torí wọ́n á ti lo ẹlòmíí fún bí iṣẹ́ burúkú wọn. Ẹlòmíí a ti jẹ́ ìjẹ́kú jẹ́ tó jẹ́ pé bí ìjà bí ìjà ló máa ń ṣe wọn. Mọ́ ranti ìgbà tí mo kéré, bàbá bàbá mi ń sọ ìtàn kan fún mi wípé àwọn èèyàn kan wà tó jẹ pé wọn ò rìn ní àlàáfíà. Tòguntògun ni wọ́n máa ń fi ń rìn. Lóòótọ́ náà kì í ṣe gbogbo àwọn èèyàn tó ń fi tòguntògun rìn kí wọn ò fẹ́ rìn àlàáfíà. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ, ojú làálàkàn fi ń sọ́rí. Ilẹ̀ ayé ó ti di ilẹ̀ ayé, ilẹ̀ ayé ti gbọ́ gbọ́ gan gan níìsín. Ẹni tó tie fẹ́ wàhálà ẹ̀ yóò fun ẹ wàhálà tì ẹ. Ó lè ṣe ẹ ní ìjànbá. Wipe irú àwọn èèyàn báyẹn tí ogun wọn bá sì ti wà lára wọn torí gbogbo ibi tí wọ́n bá lọ, ni ogun wọn ń wà lára wọn. Bá sì ti wá wàhalq won, ti wọ́n bá ti nà ọ́ lórú ogun báyìí, tì ẹ gbé ni, wọn lẹ́lòó mi àti bẹ wá ràpa ọ́o mu, ẹlòmíí ó ti dẹni ilẹ́ tọ́ jẹ pé ó á gba bẹ̀ lọ. Sùgbọ́n èmi tèmí, èmi i gba àwọn èèyàn niyanju wípé ki wọn má máa rìn ní àlàáfíà. Ìdìbò bá ti ń bọ̀ báyìí nínú orílè-èdè, ìjà ti bẹ̀rẹ̀ níní torí àwọn èèyàn tòguntògun wọn mọ̀ fi ń rìn. Ẹ́ẹ́rì wọ́n máa ja lọ́tunlọ́sí. Ìwọ ò ṣe ẹgbẹ́ mi, ìwọ ń ṣe ẹgbẹ́ yìí. Kí ló de to fi ṣe egbé tí mò ń ṣe irú nǹkan báyẹn? Èmi ò fẹ́ àwọn èèyàn tí ń rìn ní àlàáfíà àti pé àwọn ẹlòmíí kì í ṣe pé kò wù wọ́n láti máa rìn ní àlàáfíà. Sùgbọ́n nǹkan tó ju wọn ti rí ẹnu ò lè sọ. Èèyàn ló máa ń mú èèyàn tí wọ́n máa fi ṣe ìkà. Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń pa lórí pé, tí ẹyan bá lóhun ò ṣe ògùn ìkà mọ́. Àwọn èèyàn á sì túntì yan wípé ogun ìkà tó ní ò ṣe yìí, o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe padà. Ẹlòmíí kò fẹ́ àlàáfíà rárá. Ẹlòmíí, àwọn alábàágbé ò fẹ́ àlàáfíà. Bí ìjà, bí ìjà, bí ìjà ni. Iná ló máa ń fi ṣe ẹlòmíí pé torí tó bá lọ pẹ̀lú ogun ni, pẹ̀lú ogun ni. Sùgbọ́n èmi tèmí, èmi máa ń rìn pẹ̀lú àlàáfíà. Ó jẹ́ nǹkan tí mo yàn láàyò gan ni. Tó bá wá wàhálà mi, bí n ṣe máa wọ̀ ni. Yálà o ti ẹ̀ bu mi, o bu ọ́mọ mi, o bu ọkọ mi, bí n ṣe máa wọ̀ o ni. But tó bá ti di wípé ò ń fẹ́, o fẹ́ máa ṣe nǹkan, bóyá o fẹ́ máa fi nǹkan ṣe mí, àh, ọmọ Yorùbá náà lẹ́mi náà o. Pàápàá julọ ọ̀pọ̀ ìgbà èmi ò fẹ́ ìjà, àlàáfíà ni èmi ń fe.

Bẹ́ẹ̀ni, mò mà ń ka àwọn àdéhùn dáadáa. Pápá jù lọ èmi gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn ṣíṣé àdéhùn. Èmi è ṣe èèyàn tó jẹ́ pé màá kan dídì ṣe àdéhùn pé mo fẹ́ sọ̀rọ̀. Àdéhùn jẹ́ ǹkan tó jẹ́ pé èmi è dídì bá èèyàn ṣe àbí èmi è dídì sọ, bẹ́ẹ̀ ni èmi è dídì ka. Torí pé àdéhùn tí èèyàn bá ń ka, a jẹ́ wípé bóyá o ti ṣe àbo ti sọ fún ẹni kejì rẹ wípé ìwọ máa ṣe, ó ti di àdéhùn láàrin ẹ̀yin méjèèjì. Àbí ó jẹ́ pé o ní àdéhùn pẹ̀lú Elédùmarè, Eléédùà tó dá wa ṣáyé. Àti pé bí àpẹẹrẹ, kí èmi tó bá èèyàn ṣe àdéhùn, màá wò bí ó ṣe jẹ́ sí mi, màá mọ irú èèyàn tó jẹ́, màá mọ irú àdéhùn tí mo lè bẹ́ẹ̀ ṣe. Bí àpẹẹrẹ, àdéhùn tí mo lè bá ọkọ mi ṣe ó yàtọ̀ sí àdéhùn tí mo lè bá ọ̀rẹ́ mi ṣe. Àdéhùn tí mo lè bá ọ̀rẹ́ mi ṣe ó yàtọ̀ sí àdéhùn tí mo lè bá àbúrò mi ṣe àbí ẹ̀gbọ́n mi. Àdéhùn tí ń bá ń bá irú àwọn àbúrò mi ṣe àbí ẹ̀gbọ́n mi ṣe ó yàtọ̀ sí àdéhùn tí mò ń bá oníbàárà mi ṣe. Àdéhùn tí mò ń bá oníbàárà mi ṣe ó yàtọ̀ sí àdéhùn tí mò ń bá ẹni tí àń jọ ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ ṣe. Àdéhùn tí mo bá ń bá ẹni tà n jọ ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́, bóyá èmi àti ẹ̀ jọ wà ní ẹgbẹ́ kan náà ní ẹnu iṣẹ́, àdéhùn yìí ó yàtọ̀ sí èyí tí ń bá ẹni tó kéré sí mi, òṣìṣẹ́ tó kéré sí mi lẹ́nu iṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni ó sì yàtọ̀ sí àdéhùn tí ń bá ọ̀gá mi, ó yàtọ̀ sí àdéhùn tí ń bá a ṣe. Torí pé àdéhùn ó jẹ́ ǹkan tó ṣe gbóògì nínú ayé àwọn ènìyàn. A rò pé ìgbà mìíràn àdéhùn máa ń fa ìjà. Tó jẹ́ pé tí ẹlòmíràn bá ṣe àdéhùn pẹ̀lú èniyàn, kì í mú àdèhùn, àdéhùn rẹ̀ ṣẹ. Irú ǹkan báyìí á di ìjà. Pápá jù lọ èmi gẹ́gẹ́ bí ènìyàn tí mo bá bá ènìyàn ṣe àdéhùn, mò máa n mù ní dandan pé mo ṣe àdéhùn yẹn, mo jẹ́ kó wá sí ìmúṣẹ. Èmi ẹ dídì ṣe àdéhùn torí pé tí èèyàn náà bá sọ pé óhun, tó bá ní àdéhùn pẹ̀lú mi, tí mo rí pé ẹni ni ò jẹ́ ó wá sí ìmúṣẹ, ó jẹ́ kó máa ń dùn mí pé ẹni yìí àdéhùn tó ṣe kò jẹ́ kó wá sí ìmúṣẹ. Ìgbà mìíràn ǹkan mì lè ṣẹlẹ̀. Iná mo fi sọ wípé tó jẹ́ pé ẹni tó ṣe àdéhùn kì í ṣe pé ó wù láti sọ wípé à, àbí láti jẹ́ pé àdéhùn tó ṣe kò wá sí ìmúṣẹ. Kì í ṣe pé òwú kì í ṣe èrò ẹ. Ṣùgbọ́n ìgbà mìíràn ǹkan méjì mẹ́ta ó lè wáyé tó jẹ́ pé ó di rú àdéhùn èèyàn náà lọ́wọ́. Ṣùgbọ́n náà mo fi sọ wípé gẹ́gẹ́ bí ènìyàn tó ṣe àdéhùn, o ní láti kó rẹ nì jàánu. Torí ìgbà táa ń máa ṣe àdéhùn, ẹnu wa máa ń dùn gan láti ṣe àdéhùn. Ṣùgbọ́n àdéhùn tẹ ṣe, a bá ti sọ tán láwàárí pé àá, ǹkan tí mo si sọ yìí ṣé mo lè ṣe báyìí? Iná mo fi ní àti ṣe àdéhùn, è àn ǹkan tó le àti mú wá sí ìmúṣẹ gangan ní iṣẹ́ ibi bẹ́ẹ̀. Wípé àdéhùn tó ṣe yìí ṣé o lè jó wá sí ìmúṣẹ? Bí àpẹẹrẹ, ẹlòmíì o lọ sí ẹ̀yin ilé ìjọsìn àwọn Krìstẹ́nì yò sọ fún wọn pé tọ̀, ẹ bóyá wọ́n ń ṣe àjọ̀dún, wọ́n á fi ṣàlágà lò bá ń tàn. Lẹ́ní yii o, èmi àti ìdílé mi o, mo fẹ́ fún yín ní ẹgbẹ̀rún mẹ́wàá. Ẹgbẹ̀rún mẹ́wàá tó dàrúkọ ni kò lóúnje ńlè o. Kò ní ǹkan nílé tí ó fàwọ́n obi, àwọn mọ̀lẹ́bí ẹ láti jẹun. Ṣùgbọ́n ó ti lọ sínú ìjo, ó ti ṣe àdéhùn. A rí i wipé tí irú ẹni báyìí bóyá ó dé ilé ìyàwó ẹ ń bàjà, kílóde to fi lọ ṣe irú àdéhùn yẹn? Ó dẹ̀ mọ́n pe a ní ǹkan báyìí nílé, a ní kíní kan àtije atimú kì í ṣe pé ó rọrùn lọ títí ó lọ ṣe àdéhùn. A rí pé àdéhùn bẹ́yẹn ó ti dá ìjà sílẹ̀. Ó kan ṣọ, ó sọ ni, kò yẹra e wọ. A rí pé ìgbà mìíran nínú ìjọ gan àwọn ẹni báyìí ni àá, mo fi ẹgbẹ̀rún méjìla lẹ́, mo fi ogún ẹgbẹ̀rún lẹ́ẹ̀, mo fi iye báyìí lẹ́ẹ̀. Nípa àdéhùn mi máa ń jẹ́ kí ẹ̀yẹn wà nínú àdánwò wipé à, ṣé àdéhùn táwọn ẹgbẹ́ mi, ẹlẹgbẹ́ mi ṣeyi, bó ń ṣe bá wọn ka tó ń ka àdéhùn, tó ń ka lórísirísí i pé à ẹni yìí ṣọ àdéhùn bái, ó ti ka. Ẹni yìí báyìí ó ṣọ àdéhùn bái, ó ti ka. Ṣé àdéhùn tó ń sọ yìí ṣé èmi ni ò lè ṣe ni? Ṣé bá àwọn akẹgbẹ́ mi, a rí pé bá fún ní pàṣẹ bẹ́ẹ̀, niwona o bá dìde, mo fẹ́ ṣe àdéhùn báyìí o, iye báyìí mo fẹ́ fi lẹ́ẹ̀, o ṣe àdéhùn, o lè bá àdéhùn jẹ. A rí pé ó, ó jẹ́ kí àwọn ìgboro ǹkan tí wọ́n ń ṣe ko tí ọ̀ sí ẹnu ǹkan tí ó yẹ kú tí ọ̀. Tí ó sì jẹ́ pé níwájú Elédùà, Elédùà ò fẹ́ rú ǹkan bẹ́ẹ̀ yẹn. Pápá jù lọ èmi máa ń gbọ́n dáadáa. Ba bá Elédùà ṣe àdéhùn, bóyá ó ń bèèrè ǹkan Elédùà wá ṣe fún o, tó wa ni tó bá ṣe ò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọ orin, pàápàá jùlọ láyé ayé ìgbàlódé ta wà yìí. Èmi jẹ́ ènìyàn tó jẹ pé ọ̀gá ẹgbẹ́ akọrin ni mo jẹ́ nínú ìjọ. Orin tí mo sì fẹ́ràn láti máa kọ kúkú sọ́nà mi jẹ́ orin àwọn ìṣẹ̀mbáyé àti orin Kristẹni tó jẹ́ àwọn orin ìgbàlódé láyé ta wà yìí. Á rì pé fí, ki kọ orin, ó máa ran àwa ènìyàn lọ́wọ́ gan nípa iṣẹ́. Bí èmi bí ènìyàn, bí àpẹẹrẹ, te mi máa ń ṣiṣẹ́ tí mo ń kọ orin, iṣẹ́ mi máa ń yá gan. Èmi fẹ́ kí n ṣiṣẹ́ kí gbogbo ẹkẹ dà kẹ́ẹ́ kí n máa kọ orin. A máa máa ṣe bíi pé nǹkan kan ló ń ṣe mí àbí bóyá èmi àti ènìyàn jọ ń jà, iṣẹ́ mi ò tètè lọ. Iná mi ò fi máa ń gbá àwọn ènìyàn ní, nímọ̀ràn ń gbá mi gan. Ma máa wo pé, àti ìgbà tí ẹ̀ ń ṣiṣẹ́, ẹ́ yá nu. Pàápàá jùlọ tí ó bá ti sé ní ìyanlẹ́, èmi máa ń fẹ́ kí n máa kọ orin. Àti bẹ́ẹ̀, ẹnu ènìyàn ó lè yá díẹ̀. Àwọn dókítà kí wọ́n máa ń gbá ni, gbá àwọn ènìyàn nímọ̀ràn pé kò da ká kẹ́ dà kẹ́ fún bí wá ká ti kan, ká má bé ènìyàn sọ̀rọ̀ àbí ká má kọ orin. Tó bá je pe àwa nnkan láwà nílé àbí bóyá awa nnkan láwà ń bí kan, ká gbi yàn jù, ká jẹ́ kí ẹnu wa yìí kó ṣe kíni, kó, kó ro, kó rìn, like kó sọ̀rọ̀ kí ẹ̀eyan rí ǹkan, kí ẹ̀eyan rí ǹkan só. Àti mó tí ń kọ orin, iṣẹ́ yá ju, yá àti tètè lọ fún mi. Èmi tún máa ń gbá àwọn, àwọn ọmọ mi náà jẹ́ àwọn ọmọ tó fẹ́ràn kíkọ orin gan. Yàtọ̀ sí bí a máa ń lọ sínú ilé ìjọsìn, èmi ń kọ orin, mo já ẹgbẹ́ ọgọ́ a, ẹgbẹ́ akọrin. Ọkọ mi náà fẹ́ràn kíkọ orin. Bá ṣe ń gbọ́ orin ni làá máa ń kọ orin. Èmi ò ì tí è fẹ́, ì ń fẹ́ràn ènìyàn tó jẹ́ pé gbogbo ìgbà a ká dà kẹ́ ẹni, kò ní kọ orin, a ká wà, a ká wà bẹ́ẹ̀ kò sì ǹkan kan tó kàn nípa ǹkan tó ń lọ nínú orin. Ẹ̀ mi báyìí bí alára, ẹ̀eyan ala ra. Tí mo bá ń kọ orin yẹn, bóyá ó jẹ́ ènìyàn kan tó ń fẹ́ràn, tó ń jẹ́ akọrin, mo wá máa ń gbọ́ orin rẹ̀ dáadáa. Bóyá rí ẹ̀yàn báyìí tí wọ́n bá lọ ń bá wa sí ìlú mi láti wá kọ orin, bóyá níbi ìnáwó àbí lódi àríyá, ó di dandan kí n lọ torí mo fẹ́ràn orin tó ń kọ. Mo sì máa ń kọ ọ́ nínú ilé mi nípasẹ̀ bẹ́ẹ̀ torí èmi tẹ̀lé àwọn, àwọn olórin tí mo fẹ́ràn jùlọ níbi tí mo fẹ́ràn orin kíkọ dé. Mo ní àwọn olórin like bí èèyàn márùn-ún tó wà tó jẹ́ pé mo fẹ́ràn orin wọn gan. Kò sí láàrin òse kí n má gbo orin wọn tó ẹ̀ẹ̀mejì Abi eemeta. Kíkọ orin ó tún máa ń, ó dára fún ara wa torí pé ó tún máa ń ṣe wa bíi pé a ń jẹ́ kí ara wa kó jí pépé ní kíkọ orin. Kò da kí eyan kan wà kí ẹ̀yin máa máa kọ orin.

Iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́, èmi ò lè ká, torí pé ọwọ́ fífọ́ ó jẹ́ nǹkan lára nǹkan tí èmi máa ń ṣe ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí-- ó kẹ́ láàárín pé kẹ́ bí kẹ́ ní ìgbà mélòó mo máa ń tọ̀ lójúmọ́, tí ó sì jẹ́ pé kò sí ènìyàn tó lè ka igbe iye ìgbà tó máa ń tọ̀ lójúmọ́. Bẹ́ẹ̀ ni ló ṣe jẹ́ pé mi ò lè ka iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Torí èmi gẹ́gẹ́ bí ènìyàn lára ara kí n tó jẹun, yálà pé mo fẹ́ lu ọwọ́ mi fi jẹun ni àbí mo fẹ́ lo ṣíbí fi jẹun ni, èmi á fọ ọwọ́ mi. Tí mo bá lọ tọ̀, ó di dandan kí n fọ ọwọ́ mi. Yálà nínú ilé mi ni àbí lẹ́nu iṣẹ́, omi wà o, mo bọ̀ lọ ní omi, èmi tẹ̀ máa ya omi sọ́tọ̀ láti fi fọ ọwọ́. Yálà mo lọ yàgbẹ́, ẹ̀hen, bóyá mo yàgbẹ́ lẹ́ẹ̀kan lójoojúmọ́ àbẹ́ mi jẹ, ó di dandan kí n fi omi kí n fọ-- ó di dandan kí n fọ ọwọ́ mi. Yálà mo jáde lọ sí ìgboro, mo lọ mo dé, ó di dandan kí n fọ ọwọ́ mi torí èmi tẹ̀ gbé omi sí ìta tó jẹ́ pé tí ẹ̀yẹn bá fẹ́ wọ ilé mi, wà á kọ́kọ́ fọ owó ẹ ná. Ó jẹ́ kí wọn sì ayé ìgbà kan tí COVID-19 tó gba ìgboro kan. Ẹ rí i pé àwọn èèyàn máa-- àwọn dókítà ń gba gbogbo wa ní ìyànjú pé ká ní omi àti ọṣẹ ní ìta ilé wa tá máa fi fọ ọwọ́ wa lóòrèkóòrè. Ẹ̀yẹn tún mọ̀ sí pé ká sá- Mo ti wà ní ibi tí mo kọ sí pé tó bá fẹ́ fọ ọwọ́ mú kan nílé ìtajà mi ò, wà á kọ́kọ́ fọ owó ẹ. Ọwọ́ fífọ ọwọ́ ò ṣe kókó nínú ilé títè mi. Ẹ rí i pé nígbà COVID-19 tí mò ń sọ, àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ onídọ̀tí iná ni kìní yìí máa sọ wípé ó pa jù. Láàlá kọ̀kan náà mo mọ̀ pé eléèdúúa wa ni ó sọ ẹ gbogbo wa lásìkò náà. Kì í ṣe pé bóyá ó wu àwọn tó kú kú. Awa táa wà láyé náà kì í ṣe pé a kẹ́ mọ̀ọ́mọ̀ wà láyé àbí a mọ̀ ọ́ ṣe à bá mọ̀ nǹkan ṣe ju àwọn tó kú lọ. Ore ọ̀fẹ́ eléèdúúaa wa iná làárí gba. A rí i pé àìsàn yìí nígbà náà ni, inú afẹ́fẹ́ iná lò ń bá tó fi ń tàn ká. Yàtọ̀ sí COVID-19, àìmọ́yá àìsàn tó wà láyé òde yìí tó jẹ́ pé ara afẹ́fẹ́ iná ni àwọn àìsàn yìí wà tó ń fẹ́ kákiri tó jẹ́ pé ó ń fa ìjàǹbá fún àwọn ènìyàn ní gbogbo àgbáyé. A rí i pé ìgbà yẹn wọ́n ní ìlú kan, bóyá ẹ̀yin ìlú kan nígbà yẹn, wọ́n fẹ́ àìsàn kan sínú afẹ́fẹ́. Tó bá fẹ́ fe nǹkan, tó bá fẹ́ ṣe jẹ́ kí àìsàn kó tẹ̀ ká, ipa afẹ́fẹ́ iná ni àìsàn yẹn á fi tẹ̀ ká gbogbo àgbáyé torí pé wọ́n mọ̀ pé kò sí bá ṣe ní jáde síta. Kò sí bá tẹ́gùn ṣe ní iṣẹ́. Táa tẹ́gùn bá sì ti fẹ́, ó fẹ́ sá ara wa, ó fẹ́ sọ ọwọ́ wa. Ọwọ́ yìí iná ni a sì ń fi ń dáná. Táa bá ti fọ ní gbogbo ìgbà lóòrèkóòrè, wàhálà ti ṣẹlẹ̀ nì. Iná ni èmi tẹ̀ máa fi ń gba àwọn èèyàn ní ìyànjú. Ẹ máa fọ ọwọ́ yín ní gbogbo ìgbà. Yálà kò di ìgbà tí ẹ bá fẹ́ jẹun, kẹ́tọ́ fọ ọwọ́. Kò pọn dandan pé, àì ìgbà tí mo fẹ́ jẹun, iná ni kí n fọ ọwọ́. Àbí oúnjẹ tí mo fẹ́ jẹ yó, ṣíbí mo fẹ́ lò kò di dandan kí n fọ ọwọ́. Rárá, o fẹ́ jẹun, o ò fẹ́ jẹun o, o lọ gboro dé o, kò di dandan kó fọ ọwọ́ ẹ. Èmi máa ń gba àwọn ènìyàn, ọwọ́ fífọ ò ṣe kókó nínú ilé.

Àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe ó pín sí ọ̀nà mẹ́ta. Ìgbà tí mo wà pẹ̀lú àwọn bàbá mi kí n tó lọ ilé ọkọ, àṣà tí wọ́n máa ń ṣe ni àṣà ìṣẹ̀ṣe. Àṣà yìí ni àwọn ó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá tí àwọn òbí wa máa ń ṣe jù. Àṣà míì náà wà àṣà ọdún ogún, wọn máa ń ṣe eléyì nà. Ṣùgbọ́n ìgbà tí mo ti lọ ilé ọkọ, àṣà Kristẹni náà ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe torí ọkọ mi Kristẹni ni. A rí pé ìgbà tí mo wà lọ́dọ̀ àwọn òbí mi tó bá di ọdún ìṣẹ̀ṣe yìí, àwọn mọ̀lẹ́bí wa tó wà lókè òkun, wọ́n wálé, á dáná lóríṣiríṣi, wọ́n pa ajá, wọ́n pẹ̀lẹ́dẹ̀ lóríṣiríṣi, òòṣà oríṣiríṣi ó jáde, wọ́n fi ẹbọ. A rí pé ìgbà yẹn náà gbogbo àwọn alábiamọ tó bá ń wojú eléèdúà, àsìkò yìí ni wọ́n bẹ̀rẹ̀ àwọn ètùtù kankan fún wọn, wípé à íru ẹni yió on wá ǹkan báyìí lọ́wọ́ eléèdúà. A rí pé yàtọ̀ sí àwọn tó ń wá ọmọ, ǹkan mìíràn tí èèyàn bá ń wá àsìkò yìí, àsìkò ìṣẹ̀ṣe yìí náà ni wọ́n a máa ṣe ẹbọ àti òkú. Mo wá rí pé ní àsìkò náà lóhùn, gbogbo ẹbọ ti won bá ṣe tí ǹ bá nípa irọ́, gbogbo ẹ̀ àdéhùn, àdéhùn máa wá síi. Lẹ́yìn pé wọ́n gbé ẹbọ, àwọn èèyàn máa ń bímọ. Àwọn tó bá gbé ẹbọ wípé a tó ń ṣe ètùtù fún wọn pé kí wọ́n bímọ, wọn á bímọ. Ẹni tó fẹ́ rìnrìnàjò á lọ láyọ̀. Ẹni tó ní àwọn ẹ̀bẹ̀ àdúrà loríṣiríṣi gbogbo ẹ máa wá sí ìmúṣẹ ní rere. Ṣùgbọ́n ìgbà tí mo ti dé ilé ọkọ báyìí, ǹkan táwọn ṣe ni Kristẹni. Kristẹni yìí náà ẹ̀sìn dáradára ni, mi ni pa irọ́ torí pé àsìkò Kérésìmesì àbí àsìkò ọdún tuntun, àsìkò náà ó jẹ́ àsìkò tí emi tiẹ̀ máa ń ní mo fẹ́ràn jùlọ torí wipé gbogbo àwọn ènìyàn wá naà tó wà ní ìdálẹ̀ in na ni wọ́n wá lé, á dáná, á rí àwón ojú tuntun, ǹkan tuntun, oúnjẹ tuntun lóríṣiríṣi náà ni teníyan ó jẹ. Àti pé nípa ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí nígbà mìíràn, iná ni akára elépo torí kò sí bá ṣe ṣẹ́ tí ń ni jẹ àkàrà elépo, èmi má tie ń tọrọ àayẹ́ lọ́dọ̀ ọ̀gá mi pé íń lọlé, àní ọdún. Síbẹ̀ síbe pé mo wà nílé ọkọ, ọkọ mi fún mi ní iyọ̀nda láti lọlé fún ọdún. Ni Kéte tiń ba si ti n lọ, in mú ọkọ mi o fún mi lẹ́ran. Owó tí ń fún àwọn òbí mi tó ń fi ra ẹran ajá àbí ẹran ẹlẹ́dẹ̀. Eléyìí ni ó máa ń mú orí àwọn òbí mi wú, tí wọ́n tó máa fi ṣe àdúrà fún ọkọ mi. Àwọn ẹ̀sìn méjèèjì náà ni mo fẹ́ràn jùlọ torí pé ẹ̀sìn àkọ́kọ́ yìí kì í jẹ́ kí n gbàgbé ibi tí mo ti wá, ó jẹ́ kí màá rántí àṣà àti ìṣẹ̀ṣe wa wípé ọmọ Yorùbá tóotọ̀ ni mí, náà ni mo fì fẹ́ràn rẹ̀ gan-an. Àti tí Kristẹni, àsìkò Kérésìmesì ó jẹ́ kí màá rántí bí Ọlọ́run ṣe wá ṣáyé, tó kú fún wa lórí igi àgbélèbú. Gbogbo Kérésìmesì, gbogbo bó ṣe fi fárá rẹ̀ jìyà fún wa. Gbogbo ẹ̀sìn yi náà ni èmi ń fẹ́ràn, ó jẹ́ ǹkan tí àwọn àṣà tí ẹbí mi máa ń ṣe.

Bí mo ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, ó pín sí ọ̀nà oríṣiríṣi. Àkọ́kọ́ ni pé èmi jẹ́ ènìyàn tó jẹ pé èmi fẹ́ kí owó kó dá èmi àti ènìyàn pọ̀. Yálà, ọje ọ̀rẹ́ mi ni, onílé ni, alèjò ni, èmi i fẹ́ kí owó kó dà wá pọ̀. Ṣùgbọ́n ní kẹ́tẹ́ tí owó bá ti dà wá pọ̀, èmi á jẹ́ kí a wà ní ìta gbangba tó jẹ́ pé àwọn èyàn ó máa rí wa tàbí ká ké sí àgbà nínú ìlú kó wà láàárín wa táa fi pín owó náà. Láàárín àwọn ọ̀rẹ́ mi ta bá fẹ́ pín owó, a máa ń pín owó ní déédéé ni. Yála, o jù mí lọ, àbí wọ̀lú dàgbà jù, kò sí, torí pé ọ̀rẹ́ ni gbogbo wa, a pín ní déédéé ni. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé bóyá bàbá ọ̀rẹ́ wa kan ló fún wa ní owó tàbí ìyá ọ̀rẹ́ wa kan ló fún wa ní owó, bóyá wọ́n kò fún owó náà, wọn kò fún ọmọ wọn, èyí tó kó pín fún àwọn ọ̀rẹ́ rẹ̀, òun ni ó pín fún wa. Iye tó bá wù náà ni ó fún wa, torí pé àwọn òbí ẹ náà ló fún wa ní owó. Kií ṣe pé bóyá ènìyàn tí a mọ rí àbí bóyá ẹni ta mọ rí ló kẹ́ṣọ̀ọ́ pé "Ẹ gba owó yìí, àfẹ́ mu." Iye tó jẹ́, ní kẹ́tẹ́ tó bá ṣe ti pín irú owó náà fún wa, a lọ bá àwọn òbí ẹ, bá kí wọn pé wọ́n ṣe un. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé bóyá ibi táa lọ, bóyá lọ sí ibi kan, ẹni kan wá ó fún wa ní owó, irú owó bẹ́ẹ̀ ó di dandan ká pín ní déédéé. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé láàárín ọ̀rẹ́ tó jẹ́ ní inú ibi iṣẹ́, bóyá oníbàárà wa ibi iṣẹ́ ó fi owó lẹ̀ fún wa, ó fi owó lẹ̀ ọ wá ní ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹnì kẹ́ pín owó yìí, bóyá change kù níbi nǹkan tó ra. Irú owó bẹ́ẹ̀, ẹni tó bá fún ó di dandan ká pín déédéé. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé iṣẹ́, ó jẹ́ ibi iṣẹ́, bóyá ẹni tí ó ń fún ní owó, ọ̀rẹ́ wa náà ni, but bóyá ẹniyen, ó dàgbà jù wa lọ. Yálà, ó jẹ́ ọkùnrin ni àbí ọbìnrin. Ìgbà tẹ́ẹ́ni nìyẹn bá ti dàgbà jù wa lọ, irú owó bẹ́ẹ̀ ẹni tí ó ń fún yẹ̀n tó dàgbà, làá máa jẹ́ kó mú ìpín kò pọ̀ díẹ̀ torí pé àwa ṣì jẹ́ ọmọdé. Àwa laa sọ fún un pé kó mú ìpín tó pọ̀ díẹ̀. Kìí ṣe pé òun ni ó ń sọ fún wa pé torí pé òun dàgbà kí òun kó mú ìpín tó pọ̀ díẹ̀. Rárá, àwa ta jẹ́ ọ̀rẹ́ la sọ fún un wípé "Ẹ̀yin tí ó ń fún ní owó torí pé ẹ dàgbà jù wa lọ, ẹ mú ìpín tó pọ̀ díẹ̀." Bí èmi ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé bí àpẹẹrẹ láàárín èmi àti àwọn ẹ̀gbọ́n mi, àwọn ẹ̀gbọ́n mi ó mọ wípé wọ́n fẹ́ fún mi ní ìpín tó kéré torí wọ́n máa rò pé àbúrò àwọn ni mọ jẹ́. Tó bá lọ jẹ́ pé láàárín èmi àti àwọn àbúrò mi, bàwọn ẹ̀gbọ́n mi ṣe ṣe fún mi, táwọn pa àbúrò wọn ni mo jẹ́ ni, ìgbà náà lèmi ni ò ṣe ṣe fún àwọn àbúrò mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbà mìíràn táa bá fẹ́ pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi, bóyá ọ̀rẹ́ mi kan a ti mọ̀ pé ó fún ní owó ní ìṣòro ránpẹ́, nípa owó tóun náà wà lára ẹ̀, òun wà lára wa táa fẹ́ pín owó. Nítorí náà, a lè pa owó nígbà mìí èmi ó gbé owó tèmi fún un wípé kó pọ̀ mọ́ tí tíẹ torí pé ó nílò owó ní jù mí lọ àti pé ó ni ǹkan tó ń dojúkọ ni lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run kẹ̀ ló àárín yẹn pé kí èyàn kó fún wa ní owó ká pín in. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé bóyá a dà àjọ ẹ̀hẹ̀n táa fẹ́ pín owó, ó di dandan kí ó ń kalukú ló ní àsìkò tó ń kó àjọ tìtì ẹ, ó ṣì di dandan ká pín ní déédéé déédéé. Kìí ṣe pé à, ẹnìkan ò rẹ ẹnìkan jẹ́ àbí bóyá a, torí pé mọ ní mọ fẹ́ lowó, ó di dandan kó rẹ ẹnìkan jẹ. Rárá o, déédéé náà la ń pín irú àjọ ni torí iye tó bá dà náà ló kó.

Àwọn tí èmi fẹ́ràn jù, wọ́n pọ̀ o, wọ́n pọ̀ gan-an. Láàkọ́kọ́ ná, gbogbo ènìyàn láyé yìí ni èmi fẹ́ràn. Èmi ò fẹ́ mọ̀ bóyá o jẹ́ mọ̀lẹ́bí mi, àbí mo mọ̀ ẹ rí, àbí mii mọ̀ ẹ rí, bóyá wèrè ni ọ́, onílè ni àlejò ni, bóyá o ní nǹkan, bóyá o dà pé àbí kíni, gbogbo ènìyàn ni èmi fẹ́ràn. Ṣùgbọ́n nípa iṣẹ́ ṣíṣe, bóyá mo wà lẹ́nu iṣẹ́ mi, àwọn tí mo fẹ́ràn jù ni àwọn oníbàárà mi, torí àwọn ni wọ́n rán mi lọ́wọ́. Tí ó bá sọ'níbààrà, ibi tí mo wà èmi naa ó ni sínbẹ́. Àwọn oníbàárà mi tó ń bá mi rajà wọ́n wà lára àwọn ènìyàn tí mo fẹ́ràn jù. Òbí mi ó wà lára eeyàn tí mo fẹ́ràn jù. Ìyá mi àti bàbá mi, paapaa jùlọ torí àwọn ni wọ́n bí mi sáyé. Èmi máa ń júbà ọjọ́ tí wọ́n o pètepèrò pé a-- mo fẹ́ ní bá ìyàwó mi ní nǹkan lájọ ṣe pọ̀ láti bí ọmọ sí ayé. Inú mi máa ń dùn sí irú ọjọ́ bẹ́ẹ̀ torí pé mo fẹ́ràn àwọn òbí mi gan-an. Mo fẹ́ràn ìyá mi. Àwọn tí mo tún fẹ́ràn jù, mo fẹ́ràn ọkọ mi torí lẹ́yìn Ọlọ́run, ọkọ mi ni. Mo fẹ́ràn ọkọ mi, mo fẹ́ràn àwọn ọmọ mi. Mo fẹ́ràn àwọn àbúrò mi. Bee na ni mo fẹ́ràn àwọn ẹ̀gbọ́n mi gbogbo. Bóyá o ṣe nǹkan tó dùn mi, eléyun o ni kí n máa fẹ́ràn ẹ. Ṣùgbọ́n tó bá lọ jẹ́ ẹni tí mi ò mọ̀ rí, àkọ́kọ́ tí mo bá rí ẹ, èmi jẹ́ ènìyàn tó je pé mo mọ̀ ẹ rí o, mi ò mọ̀ ẹ rí. Bọ̀-- ẹ̀yàn tí mo fẹ́ràn jù àti èyí tí ì ń fẹ́ràn jù, èèyàn eléran ara ni mí, mi n dá pé. Ṣùgbọ́n tí mo bá fẹ́ràn ẹ, tí mo rí pé òun ti ń ṣe nǹkan burúkú pé mii mọ̀ ẹ rí, in ni fẹ́ràn ẹ mọ́ torí pé èmi ò fẹ́ kí eeyan o sunmo mi kó máa ṣe nǹkan burúkú. Àwọn tí mo tún wá fẹ́ràn jù, yálà o jẹ́ mọ̀lẹ́bí mi ni àbí o ṣe mọ̀lẹ́bí mi ni. Ẹni tó bá ń sọ òótọ́, tó bá ń sọ òótọ́ tí mo mọ̀ ẹ́, tó jẹ́ pé oo e fi bọ́ kan, bọ́ kan, bọ́ nǹkan nínú, a! Ko sí nǹkan tó bere lọwo mí ti n ni fun torí pé òun ń ṣe òótọ́, torí pé òun ń sọ òótọ́, ó dúró lórí òótọ́, ee pa irọ́ torí, a! Ee sorọ̀ wipe a torí pé ení yii jore mi àbí torí pé ó jẹ́ mọ̀lẹ́bí mi. A! Bí mo bá ṣọ̀bọ̀, èyí ṣe èèyàn bẹ́ẹ̀ a! Mo ti fẹ́ràn ẹ. Be-- nǹkan tó kan le bèèrè tí n nílè fún ọ ni pé n le fira mi ṣògùn fún o àbí kí n fún u ni ọmọ ọkọ mi àbí ọmọ mi. Mo fẹ́ràn àwọn tó ń ṣe òótọ́. Mo sì fẹ́ràn àwọn tó yẹ pé wọ́n ẹ́ dììyàn sínú. Tó bá ṣe nǹkan tó dùn wọn, wàá sọ fún o wipé a! Lágbájá, o ṣe nǹkan tó dùn mi o. Ó sì parí síbẹ̀. Àwọn tí mo tún fẹ́ràn jùlọ ni àwọn tí ò lẹ́mi ìjà torí pé tí ìjà bá wá, wà á sọ wípé a! Ìjà ń bẹ o, o ṣe nǹkan tó dùn ni. Irú àwọn ènìyàn báyen a rí pé àwọn ènìyàn tó fẹ́ òótọ́ ni. Wọn ò fẹ́ kí ìjà kó wà láàrin àwọn àti ènìyàn. Wọn ò mọ ban ṣe ń mọ, ban ṣe ń baayàn yodì Irú àwọn ènìyàn bẹ́ yen mo fẹ́ràn wọn gan ni torí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè bá, tó lè bá wọn ṣe. Onílé ni alejo ni, kò sí nǹkan tó lè bá wọn ṣe. Wọn ò ní máa fi bá kan bọ̀ kan nínú. Bí nǹkan bá ṣe rí, naa ni wọn se ṣọ. Àwọn tí mo tún fẹ́ràn jù lọ ni pé àwọn tí wọ́n ẹe sọ, tí wọ́n ẹ sọ̀rọ̀ jù tó jẹ pé bí nǹkan ò bá kàn wọ́n, won e dà sí i. Èyí tó kàn wọn gan wọ́n ò dà sí i. Tó bá jẹ́ funfun ni wọ́n á ní funfun. Bo jẹ́ pupa ni wọ́n á ní pupa ni. Bí ó jẹ́ dúdú ni wọ́n á ní dúdú ni. Irú àwọn ènìyàn tèmi fẹ́ràn jùlọ iná ni.

Ìgbádùn mi pín sí ọ̀nà oríṣiríṣi gan ni, torí èmi gẹ́gẹ́ bí ènìyàn kan, mo fẹ́ràn ìgbádùn. Ìgbádùn mi jẹ́ lọ́na àkọ́kọ́ tí mo bá jáde, tí mo lọ jẹun ní ìbògbòro ní ilé oúnjẹ ńlá, ìgbádùn mi kan nìyẹn. Nkan tí mo fẹ́ràn jù lọ ni, tó jẹ́ pé kì í ṣe pé mo dáná fún ara mi, àbí bóyá mo kúrò nílé fún bí ọjọ́ mélòó kan, bóyá ọ̀sẹ̀ kan, bóyá ọ̀sẹ̀ méjì, tí mo lọ gbádùn ara mi níbi kan bí i pé mo lọ fún ìsinmi ránpẹ́ ní ẹnu iṣẹ́, ìgbádùn mi ni ni, tó jẹ́ pé mi ò dáná, wọ́n gbé oúnjẹ wá fún mi ni, té mi ni kí n sùn, kí n jí, ara ìgbádùn ti tè mi ni ni. Tàbí tó jẹ́ pé ọkọ̀ mi ní kí n múra, kí n já jáde pẹ̀lú àwọn ọmọ, ara ìgbádùn ni. Tàbí lẹ́nu iṣẹ́ mi, wọ́n fún wa ní ẹ̀yìn ìgbélé pé a, torí pé a ti ṣiṣẹ́ ò, ká dúró sílé, wọ́n dé, wọ́n fún wa ní owó ìwọ̀nba, ara nǹkan tí èmi fẹ́ràn jù tí mo kà sí àwọn ìgbádùn mi ni. Tàbí nígbà mìíràn tí àwọn ọ̀rẹ́ mi bá wo pé "à, o ti pẹ́ ta rírà o, pé rírà yìí ó bóyá lọ́sẹ̀ yìí o, tó jẹ́ pé gbogbo wa o, a ní lọ ibi iṣẹ́ o, ká gbéra wa jáde." Irú nǹkan báyẹn ó fẹ́ nǹkan, ó jẹ́ nǹkan tí mo ń gbádùn púpọ̀. Ti lọ ibi iṣẹ́, irú nǹkan báyẹn èmi è fi ṣeré, ara ìgbádùn mi náà nà líle ni. Tàbí tí bàbá mi bá pè mí pé "à, ọmọ mi, o tó ọjọ́ mẹ́ta o, jé n ri ọ ní ọ̀sẹ̀." Mo mọ̀ pé tán fi lè pè mí, ayọ̀ nǹkan dáadáa ni ni, tí mo bá ti lọ sí ilé ní ọ̀dọ̀ wọn. Nǹkan tí èmi fẹ́ràn púpọ̀ ìgbà tó jẹ́ pé, ẹ̀ẹ̀kan láàrin ọdún níbi tí mò ń ti ń ṣiṣẹ́, ó ní nǹkan tó máa ń ṣe fún àwa òṣìṣẹ́, nípa bóyá oṣù tó máa ń gbé yín ọdún, ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù tó ń gbé yín ọdún ni wọ́n máa ṣe nǹkan yìí. Púpọ̀ àwọn òṣìṣẹ́ ni wọ́n kó sínú ọkọ̀, inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ti won sì gbé wa lọ bóyá bí ìrìnàjò wákàtí méjì tó yẹ kó a lọ lọ́jọ́ ni, a dé padà lọ́jọ́ na. Irú nǹkan báyẹn lẹ́nu iṣẹ́ wa, wọ́n fún wa l'áso tó jẹ pé gbogbo wa ó ṣe àǹkóò, a ní olórin, á jẹ, á mú, á ri oun tuntun tuntun tuntun tuntun tuntun tuntun, á rìn ṣe. Àwọn ọ̀gáa wa, ọ̀gá ọ̀gá ọ̀gá àtàwọn tó wà lókè òkun ni wọ́n wá fún irú nǹkan báyìí tó yẹ pé bá bá ṣe ṣiṣẹ́ sí, wọ́n á fún wa ní ẹ̀bùn sí. Irú nǹkan báyìí ó máa ń fún mi ní ìwúrí tó yẹ pé mo fẹ́ràn tí mo kà sí ara ìgbádùn mi. Tó yẹ pé àwọn tí àń jọ ń ṣiṣẹ́ ní ìlú mìíràn á ní ààyè láti rí wọn, tá sì lè sọ̀rọ̀ dáadáa. Tó yẹ pé àìgbà míì gan, a máa ń gba phone number ara wa pé a, bóyá tó bá rí ohun tí èmi bá fẹ́ ṣe irú iṣẹ́ báyìí o, kò lè tọ́ mi sọ́nà. Àbí "à, báwo ṣe ń lọ ní ìlú tí ìwọ wà o? Bá lo ṣe ń lọ ní ìlú tí èmi wà?" Tàbí ìgbá nǹkan mìíràn gbà mí, bóyá mo kàn wọ́ pé "à, mo fẹ́ lọ nǹkan báyìí, mo fẹ́ lọ síbi báyìí, bóyá mo fẹ́ lọ rí àwọn ẹranko" èmi làwọn kìnnìún ni zóò nibi ti won kó wọn sí. Tó yẹ pé èmi, ọkọ mi àti àwọn ọmọ mi pátá la ó lọ síbẹ̀ tá rí nǹkan tuntun pé a, ẹranko, àwọn ẹranko oríṣìíríṣìí. Bí àpẹẹrẹ ọjọ́ kan ni mo kìnnìún, ẹnu yà mi torí pé kìnnìún orí, mohun máwòran níkan lẹ̀ mi tí n màá rí. Ṣùgbọ́n ọjọ́ tí mo rí korojúkorojú, inú mi dùn gan ni.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀fọ́ ṣọkọ. Ah! Ẹ̀fọ́ yìí, wón lè fi gbé mi lọ torí pé mo fẹ́ràn rẹ̀ gan-an. Ó jẹ́ kí rántí ìgbà tí mo kéré, ẹ̀fọ́ yìí tí ìyá mi bá rò, kì í dùn lẹ́nu. Ṣùgbọ́n tẹrí, tí ìyá bàbá mi, ìyá bàbá mi bá ro ẹ̀fọ́ yìí, ẹ lè fi gbé mi lọ torí pé ó máa ń wò ó. Bó ṣe rò ó, bó ṣe se ẹ̀fọ́ yìí, ó yàtọ̀ torí pé adùn tó tú wà níbẹ̀ ó yàtọ̀ sí èyí tí ìyá bàbá, ẹ́yin, ìyá mi tó rò. Dé bi pé lọ́jọ́ kan, mo sọ fún ìyá rẹ̀ pé ó ní láti lọ bá ìyá bàbá mi kọ́n fún ní ǹkan tí a máa ń fi sínú ẹ̀fọ́ ṣọkọ kó lè máa bá wa fi sí i ní ilé. Ẹ̀fọ́ yìí jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ àti pé pàápàá àwọn dókítà máa ń gba àwa ènìyàn ní ìmọ̀ràn wipé ẹ̀fọ́ yìí ò dáa fún ara wa, bẹ́ẹ̀ ni ó sì dáa fún ara wa lóòótọ́. Ó dáa ká máa jẹ ní gbogbo ìgbà torí wipé wọ́n ní ó máa ń dúró nàkọ̀ àwọn àrùnkárùn tó fẹ́ lé dìde nínú ara wa àti wipé wọ́n ní tí a bá lè fún omi rẹ̀ pé bóyá tí a bá lọ̀ọ́ níbi ọlọ, ó ṣe pé fúnfún, pé bóyá tó fi omi kún rẹ̀, tí a bá lè lọ̀ọ́ níbi ọlọ, ta lọ̀ọ́, ẹ rí i pé omi ẹ lásán, iná ò ní ó jáde. Bá ba ṣe lọ́tàn, ká wá kọ sí inú àṣẹ, ta yẹ pé àṣẹ omi rẹ̀ fún ẹ fùlùfúlù, iná ó wà lẹ́gbẹ̀ẹ́ kan. Wọ́n ní tí a bá lè máa mu omi rẹ̀ bóyá bí ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀, dókítà ni ó dáa lára wa. Wípé ǹkan t'áwọn ẹ̀fọ́ yìí ń ṣe nínú ara, a ń fo ojú dé wọn torí pé wọ́n ń dènàkọ àwọn àìsàn gan-an nínú ara wa tó se pẹ́ àwọn àìsàn loríṣiríṣi tó yẹ pé, i-- òògùn lílò gan kò lè dènàkọ wọn. Wọ́n ní àwọn ẹ̀fọ́ yìí ń ṣe. Ó wá jẹ́ kí rántí ìgbà tí mọ̀lẹ́bí wa kan t'ára ò ya nílé ìwòsàn. Mo ní ǹkan àkọ́kọ́ mo ṣe sárí gbé lọ ilé ìwòsàn, mo lọ́ n sọ, "Dókítà ni, àwọn òní fún lóògùn." Wípé ǹkan táwọn kọ́kọ́ fún ni omi. Máa gbà omi bíi báwo ni a-- wípé kì í mu omi, wípé ǹkan àkọ́kọ́ táwọn kọ́kọ́ fún ni omi. Mo máa ń fún ẹni yìí ní omi. Ìgbà tó ń fún lómi ni dókítà yen bá ni kó wá ẹ̀fọ́ ṣọkọ, kó máa fàtà sí i púpọ̀, kó máa tà ju, kó ṣe wá òhun nìkan kó wá jẹ pẹ̀lú ẹ̀kọ́ tutu. Ó jẹ ẹ̀fọ́ ṣọkọ yẹn. Mo ní ìgbà tí mọ̀lẹ́bí wa yeń lò ó tí yo dókítà ni kó joko, kó kọ́ ẹ̀fọ́ yẹn kó kọ jẹ bẹ́ẹ̀ torí pé ó ní kó jẹ́ ǹkan tó nílò bó ṣì ṣe jẹ tán. Mo fẹ́ lè ní òun ò fún lóògùn kan kan gan tí ara rẹ̀ fi yà. Ìgbà kan náà ti mo ri pe ti mo rántí pe mi o ri gbe ya. Tí ìyá mi ro ẹ̀fọ́ ṣọkọ yìí, tẹ bá rí ìgbẹ́ tí mo yà, ah! Ará tù mí, mo yà gbẹ́, ọkàn mi bá lẹ̀, ara mi fúyẹ́. Kojo bí i pé emi mo sọ pé mi rí ǹkan yà àbí bóyá mi rí ìgbẹ́ yà. Ẹ̀fọ́ yìí ni ẹ̀fọ́ tí èmi fẹ́ràn jù lọ. Ìgbà tí àwọn-- mo bẹ̀rẹ̀ ló mu lọ ilé ọkọ mi, mo ti jẹ́ kí ọkọ mi náà kò fẹ́ràn ẹ̀fọ́, ẹ̀fọ́ ṣọkọ torí kò sí ǹkan tó èèyàn lè fi jẹ. Ó fi jẹ àmàlà, fi jẹ ẹ̀bà, fi jẹ iyan, fi jẹ sẹ̀mọ́, fi jẹ túwó, túwó bóyá túwó yankan ni àbí tuwọ okábàbà, kò sí èyí tó èèyàn fi jẹ tí ò lọ torí pé kò sí oúnjẹ ọ̀ún. Bó ṣe fi n jẹ òkèlè ló fi ń jẹ ìrẹsì. Kò sí ǹkan tó fi jẹ tí ò lọ. Nná ni èmi tó fi fẹ́ràn rẹ̀. Ó tún jẹ́ ẹ̀fọ́ tó yẹ pé ẹ gbìn ó, ẹ gbìn ó. Ẹlẹ́dùa kan lè ṣe yín láánú kó hù nínú ọgbà yín tó jẹ pé ẹ ń jẹ lọ́ ni. Ó wù fún rẹ̀ nii. Bẹ́ẹ̀ lòún tó ṣe rí. Ẹ bá sì ti ja a, kò ní, kò fẹ́ràn ǹkan èlò lọ rẹ́rìnrin. Ǹkan tó bá, ọwọ́ ẹ bá má a iná ni kò lò tí í mọ́. Ẹlẹ́wà sá pọ̀n. Nna ni iru ẹ̀fọ́ yi. Oruko to mo tun ma fún ni ẹ̀fọ́ boyanlasiri, torí to ba ti se ko se ni to mo boya nkan se e àbí boya o lowo nna lo fi ja ẹ̀fọ́ yi. To bá ti sè é, ó wà tú dùn ún torí pé wọ́n ni ó tún máa ń jẹ́ kí ẹ̀hìn ara wa ó dùn yàtọ̀.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ opọ̀r tó lítà méjì. Ìmí làálàákọkọ náà ní kété tí mo bá ti jí, tí mo bá ti gba adura si elédúwà, nipe tó jẹ ká jí láyọ̀ atà alafia èmi àti ilé ìdílé mi. Ó dínú ilé ìdáná omi máa kọ́kọ́ mu àti pé máa mu tó kọ́ọ̀pù mẹ́jì kí n tó lè sọ pé mo jẹun àbí mo bẹ̀rẹ̀ iná dídá. Omi tí mo lè màá mu. Ìgbà mìíràn gan, mo máa ń mu ju lítà méjì lọ èmi e fi omi ṣeré. Omi jẹ́ ǹkan tó yẹ pé ó dá kí ẹyan máa mu ní gbogbo ìgbà. Ẹ̀mí, àwọn dókítà gan máa ń gbà wá ní ìyanjú pé gẹ́gẹ́ bí ènìyàn ẹ máa mu omi ní gbogbo ìgbà. Omi mímú mu ló máa ń fọ àwọn ìdọ̀tí kúrò lára. Tó yẹ pé àwọn ìtọ̀r táa ń tọ̀o ni, ta bá mu omi tó tó omi tá a mu ní dídé, a máa maa ó ń fọ àwọn ìdọ̀tí jáde tó yẹ pé nǹkan ta léwu náà ló ń ṣe. Bí àpẹẹrẹ, ó ní ìgbà kan tó yẹ pé mò ń bá infection kan fúnra, tó ara ń yọ mí lẹ́nu, tó ń yọ mí lẹ́nu mo ti lo òògùn tí ò ṣe. Èmi sì jẹ́ ènìyàn tó yẹ pé mò máa ń mu omi o, ṣùgbọ́n kì í ṣe pé bóyá mo mu omi lọ títí. Ṣùgbọ́n ìgbà tó yá tí mo bẹ̀rẹ̀ síí mu lítà méjì, mo ní kíniyi n lọ fún rẹ̀. Gbogbo ẹ ló sa lọ fún rẹ̀, kò sí èéyí ó ń dùn ni ó ń ta ní bóyá tí mo bá tó ouń ta mí ààbò ń ro mí. Gbogbo ẹ sá lọ yẹn. Àti ìgbà yẹn lèmi máa ń gbà àwọn ènìyàn ní ìyanjú, ẹ máa mu omi. Omi dà lára. Ó tún jẹ́ rántí ìgbà tí ọ̀rẹ́ mi kan tí ara rẹ̀ ò yá. Ọ̀rẹ́ mi yii a n tí máa ń sọ fún ọmọ àjòkuta máa mu omi la máa ń pè. Tó yẹ pé kò fẹ́ràn ko maa mu omi, kò sí iru oúnjẹ oun ko tó jẹ, kò ní mu omi. Kódà kó jẹ yan kí ó wù kó mú báyìí lásìkò Ọmọ yìí ò ní mu omi, yóò ní ongbé omi ò gbé ọun. Ní ìgbà tí ara ọ̀rẹ́ mi yii ò yá. Ah! Tẹni tó bá rí gan amú rí á ṣe pé, "à, kíni ń ṣe ọmọ yìí báyìí?" Ìgbà tá a gbé dé ilé ìwòsàn, dókítà ni, ǹkan kan kọ́kọ́ bá òun wá òmi, omi ni wọ́n kọ fún un. Ìgbà tí wọ́n ń fún un ní omi àwọn obí ẹ̀ ni, "à, nípe ki wọ́n ń fún mi ní ǹkan min, pe po omi, kíni ǹkan, ṣo omi wá ní òògùn, omi jẹ́ kíni ni?" Dókítà ló oun mọ ǹkan tó ouń ṣe. Omi tí wọ́n ń fún tẹ bá rí ìgbẹ́ tí ẹ̀ ọ̀rẹ́ mi yìí tó kọ́kọ́ yà ni. Omi dà lára gan ni àti íbán ni mọ́ máa ń gbà àwọn ènìyàn ní ìyanjú, ẹ máa mu omi. Ẹlòmí o ni òun lè mu omi láàárọ̀ tó ouń baa jí torí pé òun ò tí fi ǹkan ṣẹ́nu. Bó tẹ bá ti fi ǹkan ṣẹ́nu, ẹ gbinjọ́ láti máa mu omi dáadáa. Omi dà lára, tó yẹ pé gbogbo ìdọ̀tí tó wà nínú ara náà ni ó fọ jáde. Èyí ta a fojú rí, èyí ta a fojú rí, gbóbo e pátápátá náà ni ó fọ jáde. Ẹlòmí gan a rí mi nígbà mìín "à, àǹtí yi, ara yín ń dán. Kò sí ǹkan kan tí ń lo, mò ń mu omi, mò sì ń jẹ ẹ̀fọ́." Omi nínú mi èmi e fi ṣeré tó fi má àwọn ọmọ mi. Ó bá ti ń jẹun báyìí ni omi ń bẹ wájú. Ó bá ti bu òkèlè méjì, mu omi sí i. Òkèlè méjì, mu omi sí i kò tọ̀. Èmi máa ń fẹ́ kí ènìyàn tór dáadáa kó tọ́r gbogbo ìdọ̀tí jáde. Ọ̀rẹ́ mi kan sọ fún mi pé, "à, pe se mo rí ọmọ òun yìí pé tí máa ń tọ̀ jù bí ó sì máa ń mu omi, bẹ́ẹ̀ ni ọ́n máa ń tọ̀. Ọun ọ mọ nnkan ti máa ń tọ̀, ìṣẹ́jú ìṣẹ́jú ni máa ń tọ̀, mọ́ ni kó fiílẹ̀ ẹni tí ń tọ̀ gan lára ẹ̀ pé tó ń tọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú náà lára ẹ̀ pé." Ó ní, "à, ṣùgbọ́n ní ilé ìwòsàn wọ́n lẹ́nu tó bá tọ̀ jù, pe kò dá, kíni kan kíni kan." Mo ní, "ráárá, irọ́ n wọn pa fún yin. Ilé ìwòsàn oun ìgbà mìín won ì fẹ́ ke man otọ́. Bó ṣe ń mu omi ní nà ló da. Àwọn ìdọ̀tí ó dìgbà mélòó tó ní ara rẹ̀ o yá pé wó gbe lọ ilé ìwòsàn. Ọ́n ní kí a, kí a tìẹ síìkì mọ ni sórí bẹ́ẹ̀. Omi tó ń mu ó n ràn o lọ́wọ́ fiílẹ̀ jọmọ́ ọ̀tọ̀ torí pé omi mímú oógun ló jẹ. Elé dúwà ló da. Ídí tí ó sì fi dá iná ni wípé ó mọ̀ pé ó wúlò fún wa, ó wúlò fún ara wa. Ná ni elé dúwà fi daá fún wa.

Aago mẹ́fà nínà ní office mi. Ó máa ń ti ilé, ilé ibi táà tí ń ṣiṣẹ́ torí ìgboro ó ti di ayé báyìí, ìgboro ti lé báyìí tẹ́lẹ̀ aago méje nì, ṣùgbọ́n níìsín torí bí gbogbo ẹti ló ṣe lóhùn ri, mo ṣe ń ji awon eeyan jé aago mẹ́fà náà ní office mi ti báayìí. Pàápàá jùlọ, ọ̀gá mi máa ń sọ wípé ìdí tó ń fẹ́ ká tètè máa kúrò ní office ni wípé ìgbà mìíràn kátórí ọkọ̀ tí ó gbé wa lọ ilé, ilẹ̀ ati ṣúká tó Délé. Ọ̀pọ̀lọpọ̀ wa là sì ní ọkọ̀ ń lé, là lọ mọ́ń lé. Ta bá ń kúrò láago méje kò ní rọrùn, nínà là fi sọ sí aago mẹ́fà. Ó yẹ pé aago mẹ́fà òun gan kí ènìyàn tó délé. Ọlọ́run, ọlọ́run ni kan náà ló ń sọ yan, ọjọ́ ti lọ tó yẹ pé èyan ó tún ní ìjọ́ kejì, èyẹn sì tún lọ sí office lọ ṣiṣẹ́ bí iru kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìn torí pé ilé ayé gan an ó ti lé báyìí. Mo sì rántí bí ọdún kan sẹ́yìn táà ṣe máa pa, parí, ẹ́, ti office ní aago méje, òṣìṣẹ́ wa kan lọ sí ibi ẹ́ n ó lọ sí ilé. Bí ó ṣe ń lọ sí ilé, ó tẹ̀ tí dé ilé gan an. Kò ṣe pé ó ti dé ilé ẹ gan gan ṣùgbọ́ ó ti wà ní ojọ́ ọ̀nà ilé ẹ. Ó yá bí ilé kẹ̀fà sí ilé. Mo ní ti ń tòótọ́, àwọn olè, àwọn kidnappers bi wọ́n ṣe gbé nu wón gbé báyìí ni wọ́n ń pe àwọn ọ̀gá wa ní ibi iṣẹ́ wípé wọ́n wá san owó ńlá ńlá kí wọ́n sì gba kúrò wípé tó fi lè ń bá ènìyàn ṣiṣẹ́. A jẹ́ wípé o jẹ́ olówó kan ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé ilé ayé tẹ̀ tí lé báyìí. Mi máa ń gba àwọn ọ̀rẹ́ mi kan níyànjú wípé ẹ sọ fún àwọn ọ̀gá yin ní ibi iṣẹ́ kí ẹ tètè máa kúrò ní ibi iṣẹ́. Eléyìí sọ̀rọ̀ Mo ní lá láti ṣe ni, "Ẹ́ ẹ́ ẹ́ ẹ fi mélẹ́, tí ń bá parí iṣẹ́ yìí, míì ní lọlé, míì fẹ́ gbé iṣẹ́ yìí lọlé. Iṣẹ́ tó bá ti ń ṣe látaro to ti dé office." Ni kẹ́tẹ́kẹ́tẹ́ aago mẹ́fà bá ti gùn, ọ̀gá mi ò ní to filẹ̀ kó wá máa lọ ilé ẹni, ó wù ú fẹ́ wá là. Tofí jẹ́ pé àwọn ìjọba gan an wọ́n ní ìlú mìíràn, wọ́n ti hun dandan wípé aago mẹ́fà. Wọ́n lé lo mìíràn aago mẹ́rin ni wọ́n ní kí ẹ ti ọ́fíìsì kí ẹ máa lọ sí ilé. Ṣùgbọ́n lọ́dọ̀ wa aago mẹ́fà náà là wá ṣe ń kúrò. Mo ní torí pé ìlú ti lé, wọ́n ń já àwọn èèyàn gbé lóríṣiríṣi. Àwọn owó tún máa ń dá rúkọ láti fi dá àwọn èèyàn tó ń jí gbé gan an. Àwọn owó tó yẹ pé ẹni tẹ́ẹ̀ jí gbé gan an ó kan gbọ̀n ni kò ní iru ní account ẹyin ibi báǹkì rẹ̀. Tó yẹ pé kò rọrùn fún èèyàn. Ìlú ti lé níìsín, kò sí owó ń ta, kò sí nǹkan kan. Àwọn ọmọ ilé ìwé náà wọ́n parí ilé ìwé versity kò ṣiṣẹ́ bí olè bí olè lẹ lómi kan owó wa. Àwọn ọ̀pọ̀ èèyàn ló ṣìwà tó jẹ pé iṣẹ́ ọwọ́ wọn gan o ma. Olè náà ń fi jẹ ọ́un.

Bẹ́ẹ̀ni, mò máa ń wọ gíláàsì. Lá kó kó, mo jẹ́ ènìyàn tó jẹ pé ó ní gíláàsì ọ̀pọ̀ gíláàsì lóriṣiríṣi. A ti rí i pé ìgbà kan náà, rí, ojú ń dùn mí. Ìgbà tí ojú ń dùn mí, mo lọ sí ilé ìwòsàn, wọ́n fún mi ní gíláàsì ẹyọ kan ṣoṣo tí mò ń lò. Ṣùgbọ́n mo ní gíláàsì tí mo ní kó lé mi ogún. Ki ṣẹ́ èyí tó ń fún mi fún ojú tó ń dùn mí, èyí tó wà fún bí a kọ. Ọ̀pọ̀ ìgbà ni mò máa ń wọ gíláàsì pàápàá jùlọ. Ìgbà tí oòrùn bá yọ, tí oòrùn bá yọ, èmi máa wọ gíláàsì dúdú torí gẹ́gẹ́ bí ènìyàn tó fẹ́ràn gíláàsì tó wọ̀. Mo rí dájú wípé gíláàsì ó ní àwọn àkókò kan tí èèyàn máa ń wọ. Bí àpẹẹrẹ gíláàsì dúdú báyìí tí ẹyin jú rẹ̀ dúdú, ó wà fún tí oòrùn bá yọ tàbí a fẹ́ jáde ká lò kórí oòrùn, ó máa ba à máa ṣe sí wa ní ojú. Ọ̀pọ̀ àwọn gíláàsì kọ̀ọ̀kan wà tó yẹ pé ẹyin jú rẹ̀ funfun. Òun náà èèyàn lè wọ̀ tí oòrùn bá yọ. Ṣùgbọ́n oòrùn a wọ inú ojú èèyàn tí èèyàn bá wọ̀. Ṣùgbọ́n ṣé ẹ rí dúdú yìí tí ẹ̀yin bá wọ̀, oòrùn kò ní wọ inú ojú èèyàn. Pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba, mo bá ń lọ ibi iṣẹ́, kì í ṣe gbogbo gíláàsì tí ẹ̀yin bá wọ̀ ló máa ń bá aṣọ èèyàn mu. Àwọn gíláàsì kọ̀ọ̀kan wà tó yẹ pé tó bá wọ̀ kò ní bá aṣọ mu. Àwọn kan wà tó dàbí bàtà, gíláàsì dàbí bàtà náà ni tó yẹ pé tó bá wọ̀, àwọn bàtà kan ṣaṣọ, kò ní bá aṣọ mu. Gíláàsì náà bó ṣe rí ènìyàn tó jẹ́ pé àwọn gíláàsì kọ̀ọ̀kan ó ní àwọn múra kọ̀ọ̀kan tó bá lò. Bí i àpẹẹrẹ, bó yóò wọ ọ̀rọ̀ àti bùbá, ó wá lọ dé gíláàsì tó yẹ pé ṣòkòtò kẹ̀ǹbẹ́, lọ ẹko àti polo tó wá lọ dé irú gíláàsì bẹ́ẹ̀ sì. Ẹ rí i pé nǹkan gbígbọ̀n kan báyìí kò bó jù mi. Tàbí bó yá gíláàsì tó yẹ kó wọ̀ lọ ibi iṣẹ́, o wá wọ̀ lọ sí oko. Àwọn gíláàsì kọ̀, torí ayé ti di ayé ọ̀làjú tó yẹ pé àwọn gíláàsì kọ̀ tí wà ní oríṣiríṣi. Rí i pé àwọn gíláàsì tí wà tí àwọn bàbá wa tó lè máa wọ, wọ́n lè máa wọ̀ lọ sí oko fún iṣẹ́ torí oòrùn àti kí ojú wọn kó má ba à dúdú. Pàápàá jùlọ èmi máa ń gba àwọn obìnrin nínú ojú pé tí oòrùn bá ń wọ́n wọ gíláàsì, ó lè dáàbò bo ẹyin ojú wọn àti ojú, ojú wọn lápapọ̀. Bí ní sting bá ń lo di àríyá, ó ní gíláàsì tí mò ń máa ń wọ. Tí mò ń bá ń jáde bóyá èmi àti ọkọ mi lásán, ó ní èyí tí ń máa wọ̀. Tà ba bá sì lọ fún àwọn àkójọpọ̀ níbi iṣẹ́, ó ní àwọn gíláàsì, gíláàsì tí èmi máa ń wọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mi, mò ra gíláàsì fún wọn ní oríṣiríṣi. Dé bí pé ayé yìí nísìnyí, àwọn tí máa ń jó irin, àwọn jórinjórin tó yẹ pé iṣẹ́ wọn ó jọ mọ́ iṣẹ́ iná, gíláàsì tí wọ́n rán ó yàtọ̀. Oríṣiríṣi nǹkan ló ti wà ní ayé yìí. Dé bí pé gíláàsì tí a lè wọ̀ ní alẹ́ ó yàtọ̀ sí èyí tí a lè wọ̀ ní ojúmọ̀ọ̀mọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ọ̀rún sí ara, pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí ènìyàn mo fẹ́ràn ìdáàbòbò ọ̀rún ní ara mi nígbà tí mo bá sùn. Yálà, ooru ni, òwúrọ̀ ni àbí ọ̀sán gbogbo ìgbà ni èmi máa ń lò torí ẹfan àti àwọn kòkòrò tí ó máa ń ta èèyàn lára àti pé èmi ní àwọn ìdáàbòbò ọ̀hún ní oríṣìíríṣìí torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí èmi máa ń lò lásìkò ooru, èyí tí mo máa ń lò lásìkò ọyẹ́ ó yàtọ̀ sí èyí tí mo máa ń lò lásìkò òjò. Èyí tí mo máa ń lò lásìkò ooru kò mú ọ̀nì pọn torí pé tí ẹ bá lo ìdáàbòbò sí ara lásìkò ooru ìyẹn ó máa làágùn gan ni torí ní èyí tí mo máa ń lò kò ní pọn lọ títí ó kéré fẹ́lẹ́fẹ́lẹ́ ni tó yẹ pé táteégùn diẹ ẹ bá fẹ́, a gbé e kúrò ní ara ẹ. Èyí tí mo ti fi ń lò ni torí ẹfan. Bí àwọn ẹfan mi wọn sì wà ní àsìkò ooru àbí kòkòrò tó lè ta èèyàn lára yàtọ̀ sí ẹfan. Ṣùgbọ́n tí àsìkò òjò ó jẹ́ èyí tó ní pọn gan ni mo máa ń lò. Ìdáàbò tí mo máa ń lò sí ara lásìkò òjò ó ní pọn torí pé àsìkò òjò atẹ́gùn ún fẹ́, òtútù ó mú. Èyí tí mo máa ń lò lásìkò òjò ó farapẹ́ èyí tí mo máa ń lò ní àsìkò ọyẹ́. Ìmọ̀ bí àsìkò ọyẹ́ náà atẹ́gùn ún fẹ́, òtútù ó mú, ewu kó pọ̀ ló ríṣìíríṣìí bẹ́ẹ̀ ni èmi ṣe ní wọn ní oríṣìíríṣìí. Bí mo ṣe ní wọn ló ríṣìíríṣìí bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi náà ní wọn torí pé èmi wò pé gẹ́gẹ́ bí ìyá nínú ilé, a ní láti ra àwọn ìdáàbòbò sí ara àwọn ọmọ wa àti sí ara wa gan. Bí mo ṣe ní ni ọkọ mi náà ni ti è lọ́tọ̀. Àwọn àlejò tí mo bá ní àlejò náà, mo ní èyí tí mo máa ń fún àlejò ní ọ̀tọ̀. Bí èyí tí èmi bá ń lò kì í le fún àlejò. Èmi àti àlejò mi, yálà ó jẹ́ àbúrò mi ni, ó jẹ́ fámíly lọkọ mi ni. Èyí tí èmi máa ń lò ó yàtọ̀ sí èyí tí àlejò ń lò. Èmi bí àwọn aṣọ tí mo máa ń fi sára tí mo máa ń dààbò ara sùn, èmi n pín rárá torí pé mi mọ irú àìsàn tó bá irú ẹni mi síra àti pé tí èèyàn bá làágùn sí aṣọ àwọn dókítà wa náà máa ń gbà wá ní ìyanjú nílé ìwòsàn pé kò da kí ẹyan máa pín ǹkan tí ẹ mọ̀ pé ẹni yìí yóò ti làágùn sí, kò da kí ǹyẹn máa pín lò torí pé nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn kòkòrò àìfojúrí èèyàn lè pọ̀ láti ara rẹ̀. Èmi tu máa ń gba àwọn èèyàn ní ìyanjú pé kí wọ́n máa ra ìdáàbòbò àsára sùn torí pé ó jẹ́ ǹkan tó ṣe bóògì nínú ilé tó yẹ kí èèyàn ni nínú ilé àti pé ọ̀pọ̀ ìgbà tó jẹ́ pé bóyá afẹ́fẹ́ ń fẹ́, bóyá fáànù ìgbàlódé ni èèyàn ń lò tó ń fẹ́ ó lè dá ǹkan kí òtútù máa mú ẹ. Bẹ́ẹ̀ ni èmi máa fi ń gba àwọn èèyàn ní ìyanjú.

Nǹkan tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun o pọ̀ gan-an, èmi gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ ọ̀gá tó ní ilé iṣẹ́ tí máa ń gba àwọn òṣìṣẹ́. Yála o jọ́kùnrin mi, ọmọdé mi, àgbàlagbà mi, obìnrin mi. Ǹkan àkọ́kọ́ tí mo máa wò ni ìmúra rẹ. Tó bá wá sí ilé iṣẹ́ mi tó fẹ́ gba iṣẹ́, ìmúra rẹ àti bí o ṣe sọ̀rọ̀, bí o ṣe gbé ara rẹ kalẹ̀ níwájú mi ó jẹ́ ǹkan gboogí tí mo máa wò. Torí lálákọ̀kọ̀ náà, èmi gẹ́gẹ́ bí i òṣìṣẹ́ tuntun tó mo bá fẹ́ gba, o lè kàn lè múra bákan bákan, kò wá, kò máa wá sí ibi iṣẹ́ mi. Bí àpẹẹrẹ, bóyá o jẹ́ obìnrin ọlọ́mọge, o wá ń fẹ́ máa bá mi ṣiṣẹ́, ko gbọdọ̀ wọ àwọn aṣọ tí ó bo aya rẹ, gbogbo omú rẹ, gbogbo nkán tolọ́run fi jinki obìnrin. Ko gbọdọ̀ sì gbé ìbà nínú ìgbàlódé torí nìkan mo jẹ́ ọ̀gá ẹ náà ní ilé ìwọ̀lẹ́. Torí náà tó bá ń bọ̀ wá ju ní òṣì ibi iṣẹ́ mi, o gbọdọ̀ wọ àwọn aṣọ tó ń fi ara lẹ́. O lè máa wọ̀ ọ ní ibi ilé ẹ tó bá ti kúrò ní ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n lára pé mo fẹ́ gba òṣìṣẹ́ tuntun, irú nǹkan báyìí ni mo máa wò. Ikéji, bó bá ṣe sọ̀rọ̀ torí àwọn òṣìṣẹ́ tí èmi máa ń ní, o máa ń jáfáfá. Èmi ń gba òṣìṣẹ́ tí ò jáfáfá, tí a ń bọ̀ wá ọjo àkọ́kọ́ boya o wá fún ìnterview. Mo bá ti ye o wo, tí mo bá ti ri pé o jáfáfá, ín lé ọ̀ dànu ni. Èmi ń gba irú òṣìṣẹ́ tí ò bá jáfáfá. Ǹkan ekéèjì, òṣìṣẹ́ tó jẹ́ pé ó máa ń ní àfojúdi. Kò sí bó ṣe wá sí ibi iṣẹ́ mi fún ìgbà àkọ́kọ́ tí mo bá rí ẹ tó bá ní àfojúdi máa mọ̀. Èmi ń gba òṣìṣẹ́ tó ní àfojúdi àti èyí tó jẹ́ wípé aṣẹ kan múra bákan bákan. Àbí bí àpẹẹrẹ, bóyá ọkùnrin, o gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ idí. Èmi ń gba irú òṣìṣẹ́ tó ń gbé ṣòkòtò ẹ sí ìbẹ̀bẹ̀rẹ idí. O lè bá mi ṣiṣẹ́, kí o máa ń múra bí akogun. Bí ènìyàn gidi, kì í ṣe bí àwọn ọmọ òde isínyi to je pe tan bá ń wá ṣẹ́. Tẹ bá ti ní kán wa fún ìnterview, bi won o ṣe múra wá gan-an. Àáà, ẹ máa wo pe, "se iṣẹ́ lo fẹ́ ṣe ní àbò wá ṣákọ́?, àbí ṣé ò ń lọ patií ni, àbí ṣé ò ń lọ kínni. O gbọdọ̀ lọ múra dáadáa. Ǹkan kéèjì tí mo máa ń wò ní pé lára òṣìṣẹ́ tuntun ni wípé, ǹkoko fi owó dánwò. Tó bá wá sí ibi iṣẹ́ mi tí mo ń bẹ̀, tó bá jẹ́ òṣìṣẹ́ mi tuntun, èmi máa fowó dan ẹ wò. O kàn lè fi owó sí ibìkan, kò jẹ́ pé ìwọ, mo fẹ́ fi dánwò. Tó bá sì ti rí, tó bá pàaṣi to déédéé, tó bá sì yege à jẹ pé mo ti mọ iru ẹ̀yan tó jẹ́ nìyen, mo mọ àwọn igbésẹ̀ kọ̀ọ̀kan tí màá ma gbé. Ǹkan kéèjì tí mo máa ń wò lára àwọn òṣìṣẹ́ tuntun ni wípé ẹni tó bá mọ owó dáadáa. Èmi ò fẹ́ òṣìṣẹ́ tí ò mọ owó. Ẹ mọ̀ pé àwọn ẹlòmí wà láyé, ìsìn yìí kì í ṣe gbogbo ẹ̀eyan ló jáfáfá, kì í ṣe gbogbo ẹ̀eyan ló mọ ìsìro owó. O gbọdọ̀ mọ ìsìro owó torí ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ ń pa èyí. O gbọdọ̀ mọ ìsì owó dáadáa àti pé ìgbà mìíràn tí mo bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, ó ní àwọn ibi kọ̀ọ̀kan tí mo lè fi ẹ́ sí, yatọ̀ sí ibi owó. Ó lè jẹ́ pé mo fẹ́ kó dúró ti ọjà, bóyá mo fẹ́ kó máa bá mi ka àwọn ọjà tí àwọn oníbàárà mi tó rà. Àbí bóyá ìwọ ló wà ní ọdo àwọn oníbàárà ló máa ń jẹ́ ìdunádúra láàárín ẹmi àti oníbàárà mi. Ẹ̀hẹ̀n, bó ṣe máa ń rí ènìyàn.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ mi ò pin sí ọ̀nà oríṣìíríṣìí. Alákọ́kọ́ náà iṣẹ́ méjì ni mò ń ṣe, iṣẹ́ ìjọba èmi náà dẹ̀ ni iṣẹ́ aládani tí mo ní. Àkọ́kọ́ bí mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ ìjọba, bí àpẹẹrẹ bóyá ọ̀gá mi fún mi ní iṣẹ́ láti ṣe, mi ò wá mọ bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ náà kò yé mi lọ títí, mò ń máa mú fóònù mi, bi mò bá ti tẹ̀ sí orí íńtánẹ́ẹ̀tì, ayé ti dọ́lá, ayé ọlàjú, a gbe gbogbo nǹkan, a fún mi ní gbogbo ètò bó ṣe yẹ́ kí n ṣe lẹ́sẹ lẹ́sẹ̀. Ọ̀nà àkọ́kọ́ tí mo máa ń fi dojú dojúkọ ìṣòro ní ibi iṣẹ́ niyen, tàbí ọ̀nà kejì bóyá wọ́n jọ fún wa ní iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi, a wá ti bẹ̀rẹ̀ iṣẹ́, ó wá di àrin kan, iṣẹ́ naa ò fẹ́ yé wa mọ́, màá kọ́kọ́ bèrè lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi pé lótọ̀ igba mi, mo lè mọ nǹkan tó yẹ ká ṣe. Ṣùgbọ́n màá kọ́kọ́ bèrè lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi wípé, bó ṣe rí re, bó lo ṣe yẹ ká ṣe?" Tí wọ́n bá mọ̀, màá lọ wò ó ní orí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Báyi ni, á ṣe n ṣe nnkan po. Ìgbà mìíràn tan bá jọ fún wa ní iṣẹ́ àbí tan bá fún ènìyàn kankan ní iṣẹ́ lọ́tọ̀ tí ò yé mi tó jẹ pé, mo te sori íńtánẹ́ẹ̀tì gan, nǹkan tí ó ń gbé wá fún mi, mi rò pé ó jẹ́ bí i esan nǹkan tí mo fẹ́ ṣe, màá lọ bá ọ̀gá mi wípé, "bá yi ni, kò yé mi báyi báyi báyi." Ẹ̀mí àti ọ̀gá mi á ṣi jọ̀ṣe. Ṣùgbọ́n ìgbà mìíràn tí ọ̀gá mi ò bá mọ nnkan tó fẹ́ sọ tí ò yé òun náà, èyí tí mo rí lórí íńtánẹ́ẹ̀tì yen, oun nás ni màá kọ sí i. Ìṣòro mìí tun wà ni wipé bóyá ẹ̀mí àti àwọn akẹgbẹ́ mi ní ibi iṣẹ́ a ní àwọn ààwọ̀ sí kọ̀ọ̀kan, bóyá wọ́n ń sọ̀rọ̀ mi àbí bóyá ẹni kan ṣe nkan tí ò dùn mi, pelu, lálakọ̀ọ́kọ́ná mo jẹ́ ènìyàn tí ì sọ̀rọ̀, màá kọ́kọ́ máa wò ó náà, màá fún wọn ní àsìkò láti ṣe nkan tó wu o, gbogbo nkan tó fẹ́, màá je o ṣé. To bá wa ti ṣe debi wipe iwo gan lọ́kàn ara rẹ̀, ó ti mọ̀ pé à o ti ṣe nkan tó tẹ́ ọ lọ́rún, igbá un lemi ó bẹ̀rẹ̀ tìtemi. Emí ò ní lọ sọ fún ọ̀gá. Ìgbà tí èmi bá bẹ̀rẹ̀ tìtemi un, ni ìwọ lọ sọ fún ọ̀gá pé èmi ṣe nǹkan báyìí fún ọ. Ìwọ ò ní sọ pé ìwọ ló bẹ̀erẹ̀ re, torí èmi jẹ́ ènìyàn to je pé mii sáré so nkan. Tí èèyàn bá ṣe nkan tó dùn mi gan, màá kàn màá wò ó náà ni. Màá ma wò ó, màá ma wò ó, ìwọ láásù. Àsìkò tí mò bá ti rí pé ó ṣú e yen, lèmi ó tètè, lèmi ó wa bẹ̀rẹ̀ tìtemi. Lápa ìkejì ní àgboni iṣẹ́ aládani tí mo ní, bi mo ṣe máa ń kojú ìṣòro, bóyá láàárín àwọn oníbàárà mi, èmi àtàwọn oníbàárà mi, bóyá mo ta ọjà fún wọn níìsín, ó ní, "à ọjà ni, ó ríta." Ó dà, màá gbà padà, màá fi fún ẹlòmíràn, èyí tó ríta. Ìgbà mìíràn tí mò bá rí pé tọ́, o ó ríta, ó o ríta, ó ní òun ò fẹ́ òwo oun, torí pé ó ti jẹ́ oníbàárà mi, èmi naa ò fẹ́ wàhalá, màá dá owó rẹ̀ padà fún o torí ọjọ́ mi. Ẹlòmíi naa nígbà mii láàárín àwọn ti won ń bá mi ṣiṣẹ́ owó lè máa pè. Tí mo bá ti kìlọ̀ fún un t'ówò ó pé lọ́sẹ̀, tó wò ó pé lọ́sẹ̀ tí ń bọ̀, ọ̀sẹ̀ tó bá tẹ̀lé n sọ fún un, un bẹ̀rẹ̀ sí yọ níbi ara owó osu rẹ̀. Bí mo ṣe máa ń kojú ìṣòro níbi àwọn ibi iṣẹ́ mi. Nitorí lálakọ̀ọ́kọ́ èmi o le fi iṣẹ́ mi ṣeré yálà táládani, yálà èyí tóṣiṣẹ́ ìjọba ni, èmi o fi ṣeré. Àwọn ti won ń bá mi ṣiṣẹ́ gan máa sọ pé, "à ọ̀gá wọn ṣiṣẹ́ kò fi ààyè gba, òlẹ́ rárá." Ibi iṣẹ́ oníjọba náà tí mò ń ṣe, ọ̀gá mi máa sọ pé, "o jẹ́ ọmọ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ gan, O o ninìwà emele." Bẹ́ẹ̀ lo ṣe rii, bí emi ṣe máa ń kojú àwọn ìwà àwọn ìdojúkọ ìṣòro ní ibi iṣẹ́ mi niyen.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin ó jẹ́ bí oṣù tó lọ lọ́hùn. Torí èmi lákọ̀ọ́kọ́ náà èmi ẹ ṣe ènìyàn tó máa ń jáde àbí tó máa ń dojú bọ̀lé kiri níbi tí wọ́n bá ti pè mí sí èmi è lọ. Ó jẹ́ oṣù tó lọ lọ́hùn tí mo kẹ́yìn lọ sí ibi orin tí wọ́n pè mí sí nínú ìjọ mìíràn tí ṣe ìjọ tí mò ń lọ ní sọ́ọ̀sì tí mò ń lọ. Kì í ṣe sọ́ọ̀sì tí mò ń lọ, sọ́ọ̀sì mi ló pè mí sí ibi ìsinmi tí wọ́n ṣe. Sùgbọ́n ìgbà mìíràn tí mo bá ráyè tó bá wù mí tó jẹ́ pé bóyá ẹni tí mo fẹ́ràn láti máa gbọ́ orin rẹ̀ bóyá ó fẹ́ ṣe ìyẹn àkójọpọ̀ ńlá tó fẹ́ kọ orin tó jẹ́ pé a lè fúnra wa bí àwọn, àwọn àgbàgbó lóun irú nǹkan báyìí mo máa ń lọ sí ibẹ̀ nígbà tí mo bá rí pé ẹni mi tó fẹ́ wá sí inú ìlú wa. Àbí nígbà mìíràn tó jẹ́ pé bóyá a san owó a wá péra wa pọ̀ àwa tí a san owó a trá, a rìnrìnàjò a lọ wo olórin ẹ̀hen iru yẹn náà mo máa ń ṣe. Sùgbọ́n ìgbà mìíràn tí olórin bá wá tó jẹ́ pé olórin tó jẹ́ pé èmi ò fẹ́ràn láti máa lọ lọ́wọ́ láàárín kí n ráyè èmi ò ní lọ sí ibi orin ẹni náà torí pé kì í ṣe olórin tí èmi fẹ́ràn ná ló wá. Àti pé ìgbà mìíràn èmi máa ń fe kó je ẹnipé tẹ́ bá pè mí sí ibi orin èmi è lọ. Bẹ́ẹ̀ lemi ṣe máa ń ṣe nǹkan tìtẹ̀ mi. Àti pé ìgbà mi àwọn ọmọ mi náà mo fẹ́ràn láti máa gbọ́ orin lọ sí ibi orin lórisìíríṣẹ́. Tàbí ìgbà mìíràn tí àwọn ọmọ mi bá ṣe ìpèrè ọ̀ jáde ọdún nílé ìwé wọn, mo tún máa lọ sí ìsinmi ibi orin. Ilé yìí ṣe máa ń wáyé ní tó ti ọdún tó bá ti dá sí méjì náà ni àwọn ọmọ mi máa ń ṣe tìtì wọn. Ọ̀rẹ́ ọkọ mi náà kan wà tó náà máa ń kọ orin tó náà bá fẹ́ ṣe àkójọpọ̀ orin tó fẹ́ kọrin fún wa. Sùgbọ́n irú nǹkan báyìí a san owó tíkẹ̀ẹ̀tì láfi wọlé kì í ṣe kí nǹkan fẹ́ mi ó jẹ́. Ìgbà náà máa san owó orin. Sùgbọ́n èyí tí mo lọ kẹ́yìn ní oṣù tó lọ torí tí èmi bá lọ sí ibi orin èmi máa ń múra gan-an ni. Torí ó jẹ́ bí àjọyọ̀ àríyá fún mi tó jẹ́ pé ní ì ṣe móra ẹrú pé a ṣojú orin lọ ni. Èmi fẹ́ràn láti máa múra gan-an tí mo bá lọ sí ibi orin. Tó jẹ́ pé èmi tu máa ń múra níbi orin bí olórin yẹn ṣe máa ń múra bẹ́ẹ̀ lèmi ṣe máa ń múra. Tí wọ́n sì mọ̀ pé à ẹni yìí ni mo wá ṣojú àbí ẹni yìí torí orin rẹ̀ ni mò ń lọ bẹ́ẹ̀ lèmi ṣe máa ń múra. Bí olórin ṣe máa ń múra tó bá fẹ́ kọ orin àbí bí olórin ni tí mo mọ̀ pé à ẹni òbí yẹn mọ̀ pé à ẹ olórin yìí báyìí ló máa ń múra tó bá fẹ́ kọ orin bẹ́ẹ̀ lèmi máa ń múra. Tí èmi bá lọ ibi orin bí olórin bá ṣe ń múra bẹ́ẹ̀ ni ṣe ń múra.